Kò sí ẹ̀dá ádámọ̀ kankan tí ó wà ní ayé tí orí ò kí n fọ nítorí pé ìlera ara ni orí fífọ́ jẹ́ fún gbogbo ẹ̀dá ádámọ̀. In as much as pé ò ń dìde ní àárọ̀ kùtùkùtù, ò ń jáde nílé, ò ń wọlé padà, kò sí bí o ṣe fẹ́ ṣe tí o ò fi ní rí àwọn kùdìẹ̀kùdìẹ ìfọ́rí ẹrù ra. Kí mo sì ti mọ̀, láti kékeré ni mo ti mọ oríṣiríṣi nǹkan tó máa ń fa ẹ̀fọ́rí fún mi. Nígbà náà, mo máa ń rò pé tọ́, irun mi ní títa kókó ni ó máa ń fà torí ó jẹ́ ìkanu àwọn ìdà tí irun ń wá le. Irun mi sì le gidi gan, irun mi máa ń ta kókó. Ó máa ń jẹ́ kí orí fọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń rò pé òun nìkan ni. Àmọ́ ìgbà tó yá tí mo tó di pé mò ń wọ ilé ẹ̀kọ́ gírámà, mo rí ní àridajuju wípé tí n bá ti ṣeré nínú oòrùn, ó ní àwọn ohun kan tó jẹ́ pé ó máa ń jẹ́ kí ẹ̀fọ́rí wà. Nígbà tí mo wá dàgbà tán nísinyi tí mo ti mọ oríṣiríṣi, ẹ́, ìlera ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo wá rí bo àwọn fọ́tò tí mo yà nígbà tí mo wà ní kékeré. Mo rí bí mo ṣe dúdú tó, mo rí bí wọ́n ṣe ṣe fi ara mi ṣe wàhálà oríṣiríṣi tó òun ló fa gbogbo àwọn ẹ̀fọ́rí tí mo máa ń ní nígbà tí mo wà ní kékeré. Nígbà mi orí mi ò mọ sọ kììkììkìì níbí ìgbà pé wọ́n ń ju nǹkan lé mi ní orí. Ó sì, ẹ́, mo sì máa ń rí i ní àrídájú wípé mo tọ́jú ara mi ní ìsìnyí ju bí mo ṣe ń tọ́jú ara mi ní ìgbà náà lọ ló jẹ́ kí ẹ̀fọ́rí mi nísinyi kó jẹ́ pé ẹ̀ kọ̀ọ̀kan ni nísinyi torí pé, àmọ́ o, ẹ̀fọ́rí náà máa ń wá nísinyi torí tí èèyàn bá ṣe ń dàgbà sí ní ilé ayé yìí ni tí èèyàn máa ń dì sókàn náà máa ń pọ̀. So mo dẹ̀ máa ń rí i pé tí èèyàn bá ti, tí n bá ti ní àdìsọkàn púpọ̀ ju boya mo ń dá ara mi láàmú lórin tí ó yẹ kí n máa dá ara mi láàmú ni o, àbí mo ń ronú jù lórí nǹkan kan, ẹ̀fọ́rí yìí náà tún máa tún dé. Mo wá ti wá ri láàri dájú wípé nísinyi báyìí o mi ò ní mọ dá ara mi láàmú mọ́ kí ẹ̀fọ́rí lè ba reduce torí wọ́n ti ní ẹ̀fọ́rí tó bá ti lágbára jù, tó bá ti rí pé orí rẹ ń ṣe kìkìkì ní gbogbo ìgbà, ó máa ń fa migraine ni. Àn migraine yìí ó máa ń fún èèyàn ní brain problem ni. Kí Ọlọ́run kó ṣe, ẹ́, ara wa kó ṣe dáadáa. So tí mo bá ti wá ní àwọn ẹ̀fọ́rí tí ó ní agbára báyìí, mo máa ń tọ ilé ìwòsàn lọ ni torí pé mo máa ń rí dájú pé kí n ṣe àyẹ̀wò kó má jẹ pé ẹ̀fọ́rí lásán kọ́ torí oríṣiríṣi àìsàn ló ti wà níta nísinyi tó jẹ́ pé ẹ̀fọ́rí ni wọ́n máa ń dì ní ọwọ́ dá ni. Ó sì máa ń jẹ́ ara àwọn symptoms tí èèyàn máa ń kọ́kọ́ rí kó tó di pé àìsàn tó ń ṣe èèyàn gangan tó jáde síta. So gbogbo ilẹ̀ ni èmi fúnra mi ti mọ̀ ní àgọ́ ara mi pé ó máa ń ṣe mí. Mo sì ti mọ̀ pé tọ́, tó bá ti ń ṣe mí, máa lọ rí dókítà ni. Tí n bá ti lo òògùn panadol extra tí mo máa ń sábà lo tí mo bá ti rán ri pé ẹ̀fọ́rí yìí ti ń kọjá bíi kíá fú. Tí n bá ti wá lo òògùn panadol extra yìí tí nǹkan ò yàtọ̀ sí bí ó ṣe yẹ kó rí, màá rí pé mo pé dóctor ni pé tọ́, báyìí báyìí báyìí ló ṣe ń ṣe mí o. Mo sì ti lo òògùn báyìí báyìí báyìí o. Àmọ́ mi ò rí ìyàtọ̀ kí lẹ lè bá mi ṣe sí ara mi ọ́n nítorí pé iṣẹ́ lóògùn ìṣẹ́ kí n múra ṣiṣẹ́ ni kókó kí n lè bá di ẹni gíga. Àmọ́ tí orí fífọ́ bá ti fẹ́ yin mi ní ọrùn, kò sí bí mo ṣe fẹ́ ṣe iṣẹ́ àbí bí mo ṣe fẹ́ di èèyàn tí irú èèyàn tí mo fẹ́ dì ní àwùjọ. So tí n bá ti lọ rí dókítà, wọ́n fún mi ní abẹ́rẹ́, wọ́n sì kọ òògùn fún mi tí yóò jẹ́ kí ẹ̀fọ́rí yìí kó lọ. Nígbà mí ẹ̀wẹ̀, ẹ̀fọ́rí yìí máa ń le dé, wọ́n ò ní kí n gba ibùsùn ní ilé ìwòsàn ni tí wọ́n sì fa omi sí mi lára. Wọ́n ni ọ̀rọ̀ mi ti kọjá pé kí, kí n lo òògùn lásán kí n máa lọlé. Wọ́n ni mo ní di rest ní hospital tí mo sì máa ń sábà gbo sí wọn ní ẹnu. So orí fífọ́ kì í ṣe nǹkan tí ó ṣe àjòjì sí ara àwa èèyàn dúdú. Even kí n sọ pé àwa èèyàn generally. Àmọ́ dé àwa èèyàn dúdú nítorí làálàá kóko ta máa ń ṣe nínú oòrùn. Ẹ̀mí tí mo jẹ̀ jẹ́ onímọ̀ sáyẹ́ǹsì tí mo sì mọ̀ pé kí n máa lo òògùn àkápò ní gbogbo ìgbà kì í ṣe ọ̀nà tó tọ́ láti tọ̀. So mo máa ń tọ àwọn dókítà lọ ní gbogbo ìgbà tí mo bá ti rí pé ara ríro ẹ̀fọ́, ẹ̀fọ́rí ó ti ń wọlé sí ara tí mo dẹ̀ ti rí pé mo ti lo àwọn first aid tí wọ́n máa ń ní kí a máa lo tí nǹkan kan bá ṣe wá tí mo ti lò tí ó sì lọ. Tí n bá ti rí ìyàtọ̀ báyìí, màá gba ilé ìwòsàn lọ ni láti lọ wá ìtọ́jú tó péye fún ara mi. So bí mo ṣe máa ń rí bí tọ́jú ẹ̀fọ́rí ni. Àmọ́ báyìí báyìí o, ó wù mí pé kí n tún lo àgbo nítorí pé ọmọ Yorùbá àtàtà ó gbọdọ̀ ní àgbo ní ilé náà fún ibà àbí ẹ̀fọ́rí tó bá.

Èmi ò kí ń ṣe yoga o. Ìdí dẹ̀ ni wípé, eh, yoga jẹ́ ǹkan tí àwọn tí wọ́n ní oríṣiríṣi, eh, emotional problems, àwọn náà máa ń sábà ṣe yoga. Èmi dẹ̀ ni mi ò fi bẹ́ẹ̀ ni. Àti pé àwọn èèyàn dúdú ni kí mọ́ n sọ pé bóyá nítorí pé boyà mi ò ní ni àwọn èèyàn dúdú generally àì sábà ṣe yoga. Ǹkan àwọn òyìnbó ni wọ́n máa ń sábà ṣe àwọn ǹkan bá un. Ìdí dẹ̀ ni, although ìyàwó mi ó máa ń ṣe o. Ìyàwó mi ti bẹ̀rẹ̀ láti boya bí ọ̀sẹ̀ méjì sí ìsín. Mo sì fẹ́ràn idea tó wà pẹ̀lú ẹ̀ ni nítorí pé ó máa ń fún èèyàn ní ohun tí wọ́n pè ní inner healing. Ẹni tó bá ní bóyá ó ní àwọn, ah, ìrònú, ó ní àwọn ààrùn ọpọlọ àbí ó ní, eh, ó fẹ́ wà depressed, gbogbo àwọn ǹkan báyìí ló máa ń ni yoga máa ń bá àwọn èèyàn yọkùro lára. Although ìyàwó mi òun ṣe ní ìṣe pé kóun fi ṣe exercise ni nítorí pé ikùn rẹ̀ tóbi. Ó sì ń wá kó lọlẹ̀ kí arọ òun kó lè ṣe dáadáa kóun lè ri bí ọmọdé ọkùnrin kéké-- ọmọdébìnrin kékeré. Àmọ́ èmi gẹ́gẹ́ bí ọkùnrin mi tíì really mọ bí wọ́n ṣe ń ṣe àbí ìnti óun jẹ tó ń jẹyọ ní ìdíẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá ṣe. Àmọ́ mo máa ń rí àwọn èèyàn púpọ̀ tí wọ́n máa ń ṣe lórí television. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni ìyàwó mi náà ṣe ń ṣe. Èmi wà mó, ẹ mọ̀ pé ká jókòó, ká pajúdé, ká cross ẹsẹ̀ wa, òhun ni ǹkan, òun gangan kọ́ ni yoga. Ìjókòó gangan, ìjókòó lásán ni yen. Àmọ́ ìn ta àwọn èèyàn ń ro gangan àbí bí a state of mind tí èèyàn máa fi ara e sí, tí èèyàn máa fi achieve ohun tó fẹ́ achieve, òhun gangan ni yoga. Yes, bó ṣe wa ń dé state of mind yen, àti pé ìrú ìró di wo to máa ń gbé ara wọn sí kí wọ́n tó dé state of mind yen, òhun gangan ni n tí kò tíì yé èmi gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara. Ni mo fi sọ wípé, ah, mi ò tíì really mọ bóyá n tí mo lè ṣe ni. Àfi tó bá jẹ́ pé tọ mo lọ class ẹ̀, mo rí bí àwọn àgbà ọ̀jẹ̀ tí wọ́n ń ṣe gangan bí wọ́n ṣe ń ṣe àti àwọn ǹkan tí wọ́n ń ṣe ni mo fi máa mọ pé tọ bóyá ǹkan tó jẹ́ ǹkan tèmi ni. Àmọ́ mo máa ń sọ fún ìyàwó mi tó oun náà máa ń ṣe ìgbìyànjú tó máa ń wò wọ́n ní orí TV pé kí ni ẹ̀kọ́ tó máa ń rí kọ́? Wọ́n a sọ fún mi pé gbogbo ìfọ̀kànbalẹ̀ ìsinmi tí mò ń rí nù ilé àti ara àwọn ẹ̀kọ́ tí òun kọ́ ni ibi yoga ni. Ìdí dẹ̀ ni wípé tóun bá ti ń ṣe yoga tìtì tóun, òun kì í ronú púpọ̀. Òun á jẹ́ kí ọkàn òun fẹ́lẹ́. Òun ó kàn máa wo ara òun bí ìgbà pé òun wà ní etí omi tí òun ń wo. Àwọn ẹja bí wọ́n ṣe ń ṣe ni. Ó ní fún, pẹ̀lú ele yìí òun o wà gbé ìrúru yìí láti fi gbé wá sí inú ilé pé tọ. Ọkọ mi ṣé ó ṣẹ̀ mí kó ṣẹ̀ mí. Tó bá ṣẹ̀ mí, kí n dáríji náà ni ó pè mi torí pé kí tí ìrònú bá bá mi àbí tó bá bá ọkọ mi, kò sí ǹkan kan mi tí màá le gain ní ara rẹ̀. So gbogbo ìrúru yìí ló máa ń jẹ́ kí n wo pé yoga. Ǹkan tí ó da gidigidi fún mi ni. Kódà, eh, níbi tí ó pọn dandan dé fún mi pé kí n ṣe yoga dé, mo lè fẹ́ ẹ mọ̀ jẹun lójoojúmọ́ kan tí n bá ń ṣe yoga. Mò lè wà ní orí ìjókòó kí n reflect lọ fún bí one hour àbí two hours. Èmi gẹ́gẹ́ bí ẹni tí yóò lọ láàárọ̀ tí ó dé lálẹ́ tí ó lọ ṣiṣẹ́ tí ó mú owó wọlé. Ẹ mọ̀ pé owó àwọn obìnrin ní ìlú ẹ̀sìn Islam owó wọn ni. Èmi sì re owó títè mi, owó gbogbo ilé ni. Ọmọ mi ò jẹ́ ńbẹ, ìyàwó mi ò jẹ́ ńbẹ. So mo gbọdọ̀ lo orí mi dáadáa láti ríi pé àkókò mi àti gbogbo àsìkò mi tí mo bá ń lò mo fi pa owó wọlé ni. So ẹlẹ́ yìí ni ò tíì jẹ́ kí n really mọ un tí màá fi bá wo ni mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ yoga àbí kí ni màá bá bọ̀ ní ìdí yoga mi ní ṣíṣe. Nítorí ìdí èyí ni mo fi sí pause náà pé mi ò tẹ́tí ì fẹ́ ka púpọ̀ nípa rẹ̀. Although mi ò ti e tí rí ibi tí màá ti lọ bẹ̀rẹ̀ class ẹ ní ìlorin nbí. Ó ti ẹ́ jẹ́ pé ó possible pé kó wà, àmọ́ mi ò tíì rí ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni kan ò. Àmọ́ ó wu èmi náà kí èmi náà ti ẹ ni, eh, social group kan àbí training kan tí màá ti máa kọ́ ìmọ̀ tó jẹ́ ìmọ̀ tó jẹ́ international knowledge àbí international skill tó jẹ́ pé ibikíbi tó o bá ti dé àwọn èèyàn ó mọ̀ wopé, ah, ẹni yìí ó mọ̀ kí nìyí ṣe. Bẹ́ẹ̀ dẹ̀ ni mo ṣe máa ń wo àwọn tí ń ṣe yoga. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ kọjá lára wọn tẹ́ẹ̀ni tí wọn wò pé, ah, kí láwọn èèyàn yìí ń ṣe. Wọn sì lè wà ń bẹ fún wákàtí kan, wákàtí méjì láìní iṣẹ́ ju àbí láìní ìmọ̀.

Ní ilẹ̀ adúláwọ̀, ní ilẹ̀ káàrijire ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó tò, tọ́, tí wọ́n bí sí ilé atapata dìde. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ni a à ní àǹfààní láti ní kẹ̀kẹ́ àbí ká ní èèyàn tó ní kẹ̀kẹ́ nínú wa. Àmọ́ dé, a ní àwọn ọmọ, àwọn bàbá tó yẹ pé wọ́n ra kẹ̀kẹ́ yà, àwọn olówó tí wọ́n ra kẹ̀kẹ́ yìí tí wọ́n mọ̀ fi ń rẹ́ǹtì fún wa nígbà tá a wà ní kékeré. Bí mo ṣe kọ́ kẹ̀kẹ́ gígùn mi ní àdúgbò wa ní ọdún náà lọ́hùn. Ọ̀rẹ́ mi kan wà tó máa ń gbé kẹ̀kẹ́ wá sí ilé ìwé torí pé ilé ìwé wa jìn púpọ̀. So bàbá rẹ̀ ni òun olówó láti mọ́ ọ fún láti mọ̀ ṣe wọ ọkọ̀ wá lójoojúmọ́. Kàkà bẹ̀ òun ó gbé kẹ̀kẹ́ tó òun fún kó máa fi lọ sí ilé ìwé wọ́n àti àbúrò rẹ̀ lójoojúmọ́. Nígbà yìí mo máa ń wò wò pé, á, ọmọ yìí òun gbádùn pé èmi náà fẹ́ràn kí n máa gun kẹ̀kẹ́ à mọ́, mi ò mọ̀ kẹ̀kẹ́ gùn. Bo ṣe di ijọ́ kan niyẹ̀n mo bá sọ fún pé tọ́, táa bá ti dé ilé o láti ilé ìwé o, jọ wá sí àdúgbò wa pẹ̀lú kẹ̀kẹ́ rẹ, kó wá kọ́ mi bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́. Lójo nà lọ́un ni ọ̀rẹ́ mi yìí bá dé pẹ̀lú kẹ̀kẹ́ rẹ̀ ní ìrọ̀lẹ́. Mo bá bẹ̀rẹ̀ sí ń kọ́ kẹ̀kẹ́. Ní ìgbà àkọ́kọ́ tí mo kọ́ kẹ̀kẹ́ gun kẹ̀kẹ́, mo yìra mi nínú ìyẹ̀pẹ̀, mo dìde, mo tún ń tún gan, mo tún yìra mi nínú ìyẹ̀pẹ̀. Fún bí ọjọ́ méjì ni ọ̀rẹ́ mi yìí ṣe wá ń kọ mí tí, ti mi ò tí lè balance lórí kẹ̀kẹ́. Nígbà náà mo máa ń ṣubú, mo máa ń jábọ́. Kódà ó tó gbà kan tí mo fẹ́ lè lọ da ọjà ọlọ́jà nù tí ó jẹ́ pé Ọlọ́run ló yọ mí tí mi o da ọjà ọlọ́jà nù. Àmọ́ lẹ́yìn ìgbà yẹn ló di pé mo wá kúrò ní àdúgbò, mo kó lọ sí inú Èkó gangan. Ní ẹ̀yìn ilé wa ní ìlú Èkó yẹn, ó ní bàbá kan, Bàbá Ikẹni la máa ń pè, ọmọ Igbo ni. Ó mọ́ wá ń fi kẹ̀kẹ́ rẹ́ǹtì fún wa ní twenty naira for thirty minutes nígbà yẹn. A á gba kẹ̀kẹ́ pẹ̀lú oúnjẹ ọ̀sán wa torí twenty naira yìí náà ni wọ́n fi ń fún wa ní oúnjẹ ọ̀sán. So táa bá ti, ti emi àti àbúrò mi, Ridwan, táa bá ti lọ sí street kejì, Turner Street la máa ń pè, a máa lọ gba kẹ̀kẹ́ níbẹ̀. Táa bá ti wá gba kẹ̀kẹ́, a á gbé lọ, a á fi wa kẹ̀kẹ́ káàkiri inú ọjà, a á gbé lọ jìnà jìnà, a á sì gbé padà wá. So gbogbo ìgbà yìí ni ọwọ́ mi ti bẹ̀rẹ̀ sí ń dán níbi kí kà, níbi wí wa kẹ̀kẹ́. Nígbà tó wá ya mo wá sọ pé, á, èmi gangan mo ti wá dà bàyìí o, mo ti nílò kẹ̀kẹ́. Mo bá lọ ra kẹ̀kẹ́ titẹ mi náà tí màá fi máa lọ ibi tí ó bá, tí ò bá jìnà bóyá mo fẹ́ lọ sí tòsí àdúgbò wa boya mí fẹ́ lọ ibi tó jìn. Màá gbé kẹ̀kẹ́ mi, màá gbé lọ sí ibẹ̀ láti lọ fi rí àwọn èèyàn tí mo bá fẹ́ rí. So báyìí ni mo ṣe wá máa ń ṣe láti ìgbà náà kí kẹ̀kẹ́ mi náà tó wá tún bàjẹ́. Àmọ́ dé, mo níìfẹ̀ẹ́ kẹ̀kẹ́ gúgùn kódà mo ti ra kẹ̀kẹ́ tọ mọdé gan fún ọmọ mi pé dandan dandan o gbọdọ̀ mọ̀ kẹ̀kẹ́ gùn. Oríṣiríṣi ìdí ni mo fi níìfẹ̀ẹ́ kẹ̀kẹ́. Fún ìdí àkọ́kọ́ ni pé tí èèyàn bá ń lọ sí ibi tí kò jìn, tó jẹ́ pé bóyá kò ju ìrìn wákàtí mẹ́wàá lọ tàbí ìrìn ọgbọ̀n, ẹ, millisecond tí ẹ̀, ó máa ń dára kí èèyàn máa lo kẹ̀kẹ́ fún àwọn ìrìn bá un nítorí pé láàkọ́kọ́ yóò bá èèyàn ṣe exercise gbogbo àgọ́ ara rẹ̀, gbogbo ẹsẹ̀ rẹ̀, gbogbo orí rẹ̀, ọwọ́ rẹ̀ lọ́ fi ṣiṣẹ́. Kò sí bó o ṣe lè mọ̀ ọ̀ọ̀gun kẹ̀kẹ́ tó, à, tí, kò sí bó o ṣe lè mọ̀ ọ̀ọ̀gun kẹ̀kẹ́ tí àgọ́ ara rẹ tí ò ní ṣe dáadáa àfí tó bá jẹ́ pé àìsàn tó ní lára, ó jẹ́ àìsàn inú ẹ̀jẹ̀ nìkan ló tún kù. So gígùn kẹ̀kẹ́ ó jẹ́ ǹkan tí èmi fẹ́ràn si gidi gidigan tí mo dẹ̀ máa ń encourage fún àwọn èèyàn pé tọ́, bó bá sì wà ní ọjọ́ orí tó, tó jẹ́ pé kò ṣe pé bóyá ẹsẹ̀ rẹ ò ṣiṣẹ́ mọ́ àbí ènìyàn rẹ ò ṣiṣẹ́ mọ́, tó bá lè mọ̀ ọ̀ọ̀gun kẹ̀kẹ́ lọ sí ibi tí ò bá jìnà púpọ̀ àbí kó rin ẹsẹ̀ lọ sí ibi tí ò bá jìnà púpọ̀, ó máa ń ṣe oríṣiríṣi oore àti àǹfààní fún àgọ́ ara wa tó ju wípé kí èèyàn máa jẹ oúnjẹ dúranlásán lọ. Ẹ̀lọ́ mìí wà tó bá ti ń gun kẹ̀kẹ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ kò nílò pé kó ṣẹ̀ tó máa ṣe exercise. Imi mọ̀ pé bóyá ó jí láàárọ̀, ó ṣẹ̀ tó máa ṣe exercise nínú ilé àbí ó di weekend, ó ṣẹ̀ tó máa ń sáré lójú títì àbí ó ń lọ sí gym. Tó bá lè mọ̀ ọ̀ọ̀gun kẹ̀kẹ́ lọ sí ibi iṣẹ́ láàárọ̀ láàárọ̀ tó bá jẹ́ pé ibi iṣẹ́ rẹ ò jìn púpọ̀ tí kì í ṣe pé bóyá wà á dé ibi iṣẹ́ tán, ó máa làágùn bọ̀jọ́ ní àárọ̀ kùtùkùtù. Mo máa ń gba àwọn èèyàn ní ìyànjú ẹ pé tọ́, kí èèyàn ká àwọn èèyàn gbìyànjú láti máa ṣe irú exercise bí i kẹ̀kẹ́ gùgùn. Ìyẹn ó máa ń dà ju gbogbo pé à ń ṣe oríṣiríṣi exercise mìí lọ. Ó dẹ̀ máa ń bá èèyàn pa time èèyàn mọ́. Irú níṣì tí ń bá fẹ́ rí èèyàn ní street kejì kò ní ní ìdí pé bóyá mò ń pẹ́ kankan, màá kàn tẹ kẹ̀kẹ́ mi mọ́lẹ̀, ó ti lọ fún within few minutes.

Oúnjẹ sísè jẹ́ ǹkan tí mo kọ́ tí mo sì mọ̀ láti ọ̀dọ̀ momo mi nígbà tí mo wà ní kékeré. Látìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ alákọ́bẹ̀rẹ̀, láti bí mo ti, láti ìgbà tí mo ti pé bí ọmọ ọdún méje sí mẹ́jọ ni mọ̀mọ́ mi ti ń kọ́ mi bí mo ṣe máa ń dáná, bá wọn ṣe máa ń dáná. Nígbà náà ó kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ yì pé mọ̀mọ́ mi máa ní kí n lọ gbé ọbẹ̀ kaná ká wọn tó bẹ̀rẹ̀ sí ń wa dáná fún wa. Nígbà yẹn, àwa n kékeré máa jókòó ti ọbẹ̀, máa gbé kaná, imi máa ta mi si, imi wọn á ni má ta mi si tó bá ni náà bá ti ṣàn tẹ́lẹ̀ láti ilé. To àwọn ẹ̀kọ́ yìí ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń kọ́ díẹ̀díẹ̀ nígbà tó yá. Wọ́n ní kí n máa tẹ̀bà fún àwọn àbúrò mi nígbà yẹn mọ̀mọ́ mi ń lọ sí ilé ẹ̀kọ́, nígbà yẹn wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ ní yunifásítì. Nígbà tí mọ̀mọ́ mi sì tun wá ti jáde, wọ́n ní kí n dáná fún àwọn àbúrò mi, kí n tẹ̀bà, kí n dè womú ọbẹ̀. Kẹ́rẹ́kẹ́rẹ́ kẹ́rẹ́ bí nolegi mi nípa iná dídá bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Díẹ̀díẹ̀ mo bẹ̀rẹ̀ sí í di pé mò ń ṣe raisi. Waiti raisi. Díẹ̀díẹ̀ ó di pé mò ń ṣe jọ̀lọ́fù rice láti white rice. Ó di pé èmi náà mọ̀ pé tọ́, kí n gé àlùbọ́sà si, tí n bá gé àlùbọ́sà sí tán kí n gé, kí n bu òróró àti ata gungùn lè lórí. Kẹ́rẹ́kẹ́rẹ́ kẹ́rẹ́ mo bẹ̀rẹ̀ sí ń ṣe jọ̀lọ́fù raisi náà, ó di pé mò ń lọ ata, mò ń dín ata pẹ̀lú epo, eh, kí n sọ pé konkosan raisi ni kò tí ì di jọ̀lọ́fù raisi nígbà náà. So mo á mọ bó ṣe ń dín ata yìí kí máa fi ata àti epo àti gbogbo ẹ̀ tí màá mikisi wọn papọ̀ láti fi di, eh, jọ, konkosan raisi tí a máa ń jẹ nígbà yẹn. So nti tí mo wá fẹ́ràn jù láti máa ṣe nígbà tí mo wà n kékeré òun ni supajeti Kódà ó le dé bíi ipé nígbà mìn máa lọ sí ilé ìwé, owó oúnjẹ tí wọ́n bá fún mi àti gbogbo ǹkan tí wọ́n bá fún mi máa tọ́jú ẹ̀. Màá tọ́jú ẹ̀ pamọ́ pé kí n lè bá a fi ṣe furaidi raisi àbí, eh, supajeti fún àwọn àbúrò mi ní ọjọ́ tí mọ̀mọ́ mi bá lọ sí ilé ẹ̀kọ́ àgbà tí wọ́n lọ. Ilé ẹ̀kọ́ àgbà ti wọ́n sì ń lọ yìí wikendi nán máa ń lọ, wọ́n máa lọ ní jọ́ Furaide wọ́n á dé ní jọ́ Sunde. So gbogbo ìgbà tí mo bá wà n létí àwọn àbúrò mi, èmi ni màá dáná fún wọn. Ilé yí kún ìdí tí ó fi jẹ́ ipé èmi mo tètè mọ iná dá ní kékeré. Àmọ́ nígbà tó wá dé pé mo parí ìgbà tó máa fi di pé mo máa, mo fẹ́ parí sekondiri suku tí mo ti dé boya bí SS2, ó ti di pé mo ti ń mọ sèmó ró, mo máa ń rò ó ní ẹ̀koo kan. Ó ti di pé mò ń ro, eh, àmàlà náà ní ẹ̀koo kan, mo sì mọ ìrẹ́sí sè dáadáa. Kódà mo máa ń ṣe àsáró tó jẹ́ pé àwọn èèyàn ní ilé kejì tan mọ́ sọ pé, "á, ta ló ń ṣe àsáró yìí tí ó ń ta ṣánṣán báyìí?" Ó wá di pé mo lọ sí ilé ìwé bodin suku tí ó di pé mi kì n wálé ní gbogbo ìgbà. Nígbà tí mi ò wá wálé fún bí i ọdún mẹ́ta nítorí pé ní suku tí mo lọ wọ́n nígbà náà SS2 tí mo wà pé mi ò ní lè kontiniu ní SS2 pé mo gbodo padà sí SS1. Wọ́n dẹ̀ máa ń dáná fún wa ní ilé ìwé yìí. Ni àkọ́kọ́ n tí wọ́n sọ fún mi ni pé èmi fúnra mi ni màá má dáná fúnra mi. Mo dẹ̀ ní ó dáa, kò sí wàálà pé maa má dáná fúnra mi. Àfi pé mo dé ilé ìwé lòdì pé wọ́n ní òkè àwọn ò mọ dáná oúnjẹ ni. Fún semester alákọ́kọ́ tí mo kọ́kọ́ lò fúnra mi ni mò ń dáná. Ìgbà tó yá wọ́n wá ní pé àwọn ò mọ dáná fún mi ni. Nígbà tí mi ò wá wálé fún bí i ọdún mẹ́ta nítorí pé ní suku tí mo lọ wọ́n nígbà náà SS2 tí mo wà pé mi ò ní lè kontiniu ní SS2 pé mo gbodo padà sí SS1. Awon gbodo ma da inai funmi nipe awon o fe ki n lo di pe maa ma dana maa wa lo sunlo. Mo ba ni oda, kosi waala e mo saanu mi nigbami e maa funmi ni ounje. Won wa bere si funmi ni ounje. Ìgbà tó yá o di pe mo kuro ni kotasi won funmi ti won won ti gbami laye kin mo dana Mo bọ́ sínú main building. Oro ti mo n so yi o je oro ti o bami ni okan je pupo To si n mu min ranti awon nkan to ti sele ni eyin wa So mo sa dana mo se gbogbo e ni igbayen Àmọ́ nígbà tó wá dé pé mo parí ìgbà tó máa fi di pé mo máa, mo fẹ́ parí sekondiri suku tí mo ti dé bí i àbí SS2, ó ti di pé mo ti ń mọ sèmo ró, mo máa ń rò ó ní ẹ̀kọ́ kan. Gbogbo awon nkan ti mo ti mon se tele mio wa mon se daada mo toripe, nigba ti maa fi pada sile naa baba mi ti ni nigba naa ki n ma ma duro n le mo, wi pe kin maa lo si soobu ni Tin ba ti ji laaro ise akoko ti mo maa n se ni pe kin gbale, ti mba ti gbale tan maa we, maa de duro de ki won o gbe ounje wa funmi ki n je Tan ba de ti se gbe ounje wa funmi kin je, maa lo si soobu ni. To ba de dosan naa ni soobu maa ra ounje je ni To ba de tun di ale kin to dele waa tun ti dana ina tan, So ko je kin dana fo a feri longi taimu Nigba ti mo wa de unifasiti, mo sa maa po apopo funra mi emi ati aburo mi ta jo n gbe nibga na ta wa ni unifasiti oun oo mo ina da beyen beyen naa So mo sa mo wa dana fun arami mo maa n je na fun.

Ní gbogbo àṣálẹ́ mi, mo máa ń fi ń ṣe ìsinmi ni. Lẹ́yìn tí m bá ti lọ ní àtàárọ̀ tí mo bá dé ní alẹ́, ǹkan àkọ́kọ́ tí mo máa ń kọ́kọ́ ṣe ni pé tí m bá ti wọ inú ilé mi, màá bo omi sára. Tí mo bá ti bo omi sí ara tán, màá bọ́ sínú yàrá, màá fi aṣọ sí ara. Tí mo bá ti fa aṣọ sára mi tán, màá bọ́ sí mọ́sálásí, màá lọ kí ìrun wọn gbó dé. Ní mọ́sálásí ni màá wà títí tí màá fi kí ìrun ìṣàì. Nígbà mí mo ti máa ń ra oúnjẹ bò láti tà á kí n tó wọ inú ilé. Tó bá dí ipé alẹ́ ojọ́ tí mo ra oúnjẹ bò ni, tí mo bá ti kí ìṣàì tán bẹ́ẹ̀, tí mo bá ti wọ inú ilé, next thing ni pé kí n lọ sí ìdí TV mi, kí n tan TV, kí n wo news. Tí mo bá ti wo ìròyìn títí di aago mẹ́sàn, màá kúrò ní idì TV, màá pa á, màá bọ́ sí inú ilé, màá lo tẹ fóònù mi díẹ̀, màá wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní orí ayélujára, màá de wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní orí ọjà àgbálaáyé, màá lè mọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ọjà agbègbè wa náà. So lẹ́yìn tí m bá ti mọ gbogbo elé yìí, tó bá jẹ́ pé orún ló kàn ní ọ̀rọ̀ mi ní alẹ́ ẹjọ́ náà, màá bọ́ sí orí ibùsùn mi, màá gbé fóònù mi, màá tẹ títí tí oruń o fi gbé mi lọ ní. Bo bá dẹ̀ jẹ́ pé alẹ́ ojọ́ tí kì í ṣe pé mo fẹ́ sùn, bóyá mo ní àwọn ǹkan kan tí mo fẹ́ ṣe ní alẹ́ ojọ́ náà, bó jẹ́ pé boya ó lè jẹ́ mo gbé iṣẹ́ tí a ṣekù tí mo ṣe ni ọ́ffice tí mi ti pari bí a mo gbé wá lé, màá gbé, màá jókòó sórí tábìlì mi, màá bẹ̀rẹ̀ síi ṣe é lórí laptop mi. Bo bá dẹ̀ jẹ́ pé boya fáìlì ni mo fẹ́ yẹ̀wò náà ni màá bẹ̀rẹ̀ sí ń yẹwò ní orí tébù mi. Tó bá wá jẹ́ pé alẹ́ ojọ́ tí bóyá mi ń dáná ní àrin ń ra oúnjẹ wá láti tàá, mo fẹ́ dáná ní ilé ni, màá rí pé aago méje ó pẹ́ jù mo ti wọlé. Tí ba dẹ̀ tí wọlé bẹ́yen, màá lọ sí mọ́sálásí tabi pe kin lo si ile idana kin lo beere si n da ounje tin ba ma je ni ala le mi fe kin je ounje ti o wuwo ni ara mo man fe ko je pe ounje ti koni le ju fun mi pupo. Tí digest ni so ni gogbo gba mo man saba se nkan boya bi spaghetti abi indomie abi ko je pe kin je breadi tabi biscuiti Tea ni mi sa le je ko je pe nkán ti a gba mi ni akoko pupo ju ni so afi to bá jẹ́ pé boya arabirin mi wa ni ile oun lo dana to ba mi se boya bí semo abi amala to fele pelu obe gbegiri ati ewedu ti o se dada o ni màá tun fi tilo ni ojo na so iru ale ojo bayi tin ba ti dana tan ma pada si mosolasi lo ki irun mi ti mofe ki tin ba de ti kirun tan ma pada wa si inu ile lati wa je ounje mi tin ba de ti je ounje mi tan ma bo si idi amóhùnmáwòrán ma wo tv die. Bẹ́ẹ̀dì mi nù, mo tún inú ilé mi ṣe. Tó bá jẹ́ pé ní àárọ̀ ọjọ́ kejì, mo fẹ́ tètè jí jáde ni bóyá a ní iṣẹ́ táa ṣe patì àbí ó níbi táa ń lọ ni ibi iṣẹ́, àbí ó jẹ́ pé èmi gangan fúnra mi ni mo fẹ́ rin ìrìnàjò rán pẹ́ ni, màá rí pé mo tètè kúrò ní ilé kí n lè bá tètè dé ibi tí mò ń lọ. So ní alẹ́ ojọ́ before ijó tí mo bá ní ìrìnàjò náà, màá nu ilẹ̀, màá ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe ní àárọ̀ kí n tó jáde so that tí mo bá máa fi jí ní àárọ̀, bóyá kí ǹkan tún ilẹ̀ gbá nìkan ni yóò kù fún mi. Màá dẹ̀ tí to gbogbo àwọn ǹkan tí mo nílò láti lò láàárọ̀ ọjọ́ kejì, màá ti to sí àwọn ibi tí ó yẹ kí wọ́n wà kí n tó rí pé mo jáde kúrò ní ilé ní ijó kejì. So bí mo ṣe máa ń sábà ṣe ní ọ̀pọ̀lọpọ̀ alẹ́ ni. Ìgbà mí èwọ̀dé ni, tí mo bá jẹun tan kaka kí n lọ sí idi tẹlifíṣàn mi, màá gbé fóònù mi, màá bẹ̀rẹ̀ sí ń bá àwọn olólùfẹ́ mi sọ̀rọ̀ àti àwọn ẹbí mi bóyá a ní ọ̀rọ̀ ta sọ patì àbí mo ti promise wọn pẹ tor tó bá dalẹ́ o, màá pè wọ́n o láti béèrè àlàáfíà yin. So gbogbo àwọn ǹkan báyìí ni mo máa ń sábà ṣe ní alalẹ́ kí n tìẹ tó ṣe ǹkan mìí rárá. So elé yìí ó dẹ̀ man fún mi ní relationship tó dáńgájíá láàárín èmi àti àwọn èèyàn mi àti èmi àti ara mi fúnra mi. Nígbà mí sì ni àwọn neighbour mi máa ń wá ṣọ̀dọ̀ mi lálẹ́ láti wá wo bọ́ọ̀lù tó bá jẹ́ pé alẹ́ ojọ́ tí Champions League bá wà ni gbogbo wa lajọ̀ máa jókòó sí inú pálọ̀ mi, lajọ̀ máa wo bọ́ọ̀lù náà kí ọ tó di pé wọn ma padà lo sí ile.

Ríro orí jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú ọrún sísun Àmọ́ àwọn eeyan awon èèyàn púpọ̀ wọ̀nyí mọ̀ pé ríro orí ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì nítorí bí o bá ṣe rọ orí ẹ ló ṣe máa determine bí spinal cord yẹn ṣe máa sinmi tó. Ti o bá dẹ̀ ṣe n pẹ jẹ́ kí spinal cord e ṣe ń sùn, bẹ́ẹ̀ ló ṣe máa determine bí ọjọ́ alẹ́ e ṣe dí. Torí tí èèyàn bá ń sùn sí orí ibùsùn tí ó sì ń rọ orí ní ìrọ̀ tí kò mọ̀ rọ, kò sí tàbí ṣùgbọ́n tó bá ti ń di ọjọ́ alẹ́, ẹ̀yìn rẹ yóò mọ́ rẹ díẹ̀díẹ̀ nítorí gbogbo ohun tí a ń sùn, wákàtí tó pọ̀ la fi ń sùn orun títí ta fi máa dàgbà. Tí èèyàn bá ti wá ń ṣe spinal cord e ọ̀pa èèyàn ni ìṣekúṣe láti kékeré. Bẹ́ẹ̀ náà ni ó ṣe bá tí ó bá ti dàgbà. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo mọ̀ pé oríṣiríṣi irúfẹ́ ìrọ̀rí ló wà. Mo dẹ̀ máa ń rí i dájú pé mo lọ sí ibi tí wọ́n ti ń ta àwọn ìrọ̀rí tí ó jẹ́ original. Fún àpẹẹrẹ ìrọ̀rí tí mò ń lò presently yìí, wọ́n sọ fún mi pé orthopedic ni. Pé tí mo bá fi ẹyọ kan rẹ rọ orí, fọ́ọ̀mù kínní làwọn fi ṣe, iyetu ẹyẹ, àwọn iyetu ara ẹyẹ làwọn fi ṣe, so ó rọ̀ dáadáa. Tí èèyàn bá gbo orí lé e, yóò dàbí ìgbà pé eyan o gbórilé nkankan ni kò ní le púpọ̀. Yóò sì jẹ́ pé tìmù tìmù tí èèyàn lò sí iná tìmù tìmù tí ó dúró dáadáa ni tí ò ní máa múkun tí èèyàn bá ti sùn lé e lórí torí tí tìmù tìmù bá múkun tí èèyàn bá ti sùn lé e lórí kò dáa fún ọ̀pẹ èèyàn náà. So mo máa ń lo ìrọ̀rí ẹyọ kan nígbà tí mo ṣẹ̀ rà. Although nígbà tí mo rà wọ́n sọ fún mi pé ọdún mẹ́ta péré náà ni kí n fi lò kí n tó wá ra òmíràn. Báyìí ó ti ń lo boya bí ọdún ke karun lọ́dọ̀ mi báyìí tí ó sì yẹ kí ó rí bẹ́ẹ̀ nítorí pé ọdún mẹ́ta péré náà ni kí n fi lò. So nísinsìnyí báyìí tí mo bá wá fẹ́ sùn, tí mo bá fẹ́ gbádùn rẹ̀, màá ní ìdí láti lo bí ìrọ̀rí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ papọ̀ ni mo tó máa ń lè sùn tí màá sùn orun ìgbádùn pẹ̀lú ìrọ̀rí àbí ẹyọ kan kí n ṣe ẹpo ní ọ̀nà méjì tí ó sì yẹ kí ó rí bẹ́ẹ̀. Bí mo ti ṣẹ̀ wá ti ń sọ̀rọ̀ yìí náà ni mo ṣẹ̀ tí wọn fi ń ro ìrònú pé tí ilẹ̀ bá ti mọ́ ní òní, màá lọ sí ìsọ̀ tí wọ́n ti ń ta ìrọ̀rí kí n lọ ra ìrọ̀rí mìíràn nítorí pé kí n mọ̀ ṣẹ́ ìrọ̀rí po àbí kí n mọ̀ kó ìrọ̀rí méjì papọ̀ kì í ṣe n tó yẹ kí ọmọ ẹ̀dá mọ̀ọ́ ṣe nítorí pé ọjọ́ iwájú nígbà mí wà tó yẹ pé mo máa ń rí àwọn ìrora yẹn ní ara mi kódà ìgbà mí wà bí mo kò lè gbé apá mi sí ipò kíì tán nítorí egungun tó wà ńbẹ́ ó lè ti yẹ̀ nígbà mí. Ó dẹ̀ jẹ́ pé màá ní ìdí láti lo bí ọjọ́ kan ọjọ́ méjì tí màá fi máa ṣe padà ló tó máa ń padà bọ́ sí ipò. So bí àwọn ìrọ̀rí yìí bí ó ṣe máa ń ṣe iṣẹ́ èèyàn kì í mọ̀ àmọ́ wọ́n máa ń ṣiṣẹ́ wọn nípa lẹ́nu ni. Èmi gẹ́gẹ́ bí ẹni kan mo máa ń ní ìfẹ́ sí kí n lo ìrọ̀rí tó dá pẹ̀lú tìmù tìmù tó dá kí àlàáfíà lè bá jẹ ọba sí ara nítorí pé ẹni tó bá ń tọ́jú ara rẹ̀ òun náà ni tọ́jú owó apá rẹ̀ nítorí pé kò sí bí èèyàn ṣe lè lo òun tọ́jú owó tó tí ò bá tọ́jú ara rẹ̀ tó ò lo ìrọ̀rí tó dá tó ò lo tìmù tìmù tó dá. Nígbà tí iná òòrùn yóò máa dé, gbogbo ohun tí èèyàn ò bá lẹ́yàn jíya láti kó jọpọ̀ ní ìsìn, òun lè yẹn ó fẹ́ tà tán láti fi tọ́jú ara torí èèyàn ó jẹ́ ànimọ́ owó. Ara rẹ̀ mọ̀ọ́ bàjẹ́ àbí kí ìrora máa ró ara òun láìṣẹ́ pé òun ń tọ́jú rẹ̀. So kí Ọlọ́run ṣàánú wa ni gbogbo ẹ náà wọ inú ara wa ni. Àmọ́ èmi o, ní gbogbo àtìgbà tí mo ti wà kékeré, àwọn òbí mi ò tí ì jẹ́ ìgbà kí wọ́n lo ìrọ̀rí torí àwọn tìmù tìmù wa ta nígbà náà gbogbo ẹni ló ní ìrọ̀rí bí méjì méjì sí mẹ́ta mẹ́ta. Kódà nígbà mí gan àwọn àbúrò mi kékeré orí ìrọ̀rí gan náà máa tẹ́ wọn sí tí wọ́n ó fi sùn lọ nítorí pé àwọn ìrọ̀rí náà wọ́n fẹ́ dáadáa wọ́n sì tóbi dáadáa. So ìgbà tó bá yá adigbelẹ ti ń ṣe àwọn ìrọ̀rí tí ó máa ń wà ní orí àga nítorí ẹni tó bá wà lórí àga tó bá fẹ́ sùn sórí àga yóò lè gbé wọn láti fi rọ orí. So àwọn eré náà pọ̀ ní jáǹtì rẹ̀ rẹ̀ tí a máa ń lò ní inú ilé láti fi rọ orí. Àmọ́ àwọn yínyẹn ṣe dúró dáadáa kódà èmi gán ṣe ní lọ́wọ́ tó ṣe dúró dé ọdún òbí mi síbẹ̀. So Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run gbàdúrà wa. Àmọ́ èmi dé mo máa ń lo ìrọ̀rí méjì báyìí àmọ́ èní náà ni lọ ra méjì mìíràn sí.

Gẹ́gẹ́ bí àwa Yorùbá ṣe máa ń sọ wipé owó ló máa ń ba ojú ifẹ́ jẹ́. Èmi jẹ́ ẹnìkan tó ní àmójúkúrò púpọ̀ nípa owó. Ṣe e rí àwọn ọ̀rẹ́ mi kódà mo dẹ̀ ṣe aláyé ìwà oníkálukú wọn tí mo sì mọ dáadáa nípa ọ̀rọ̀ owó pípín. Alákọ̀kọ́, ọ̀gbẹ́ni Fẹ́mi ni à ń pè é. Ọ̀gbẹ́ni Fẹ́mi jẹ́ èeyàn tí ó dàgbà jù láàárín àwọn ọ̀rẹ́ mi, àmọ́ ó ní ìwà agírímókáyì. Ó ní ìwà kó jẹ́ pé kí gbogbo nǹkan jẹ́ ọ̀un kan. Gbogbó àwọn ọ̀rẹ́ wa lá si ti mọ ìrú ìwà yìí mọ̀. Nítorí idi eyìí, a i fẹ́ jẹ́ kí owó dà wá papọ̀ mọ́ nítorí pé a ti rí nínú ìwà rẹ̀, a ti iṣeṣi rẹ̀ pé ó fẹ́ràn owó ju ǹkan mìí lọ. Ṣo emi gẹ́gẹ́ bí ènìyàn, èmi gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara àti ọmọdé, tó bá ti di pé ǹkan bí owó bá fẹ́ pa wá pọ̀, mi í ṣe ra mi ní ìjàmbá abi kí n kọ́ ọkàn mi lé púpọ̀. Hin tí mo máa ń ṣe ni pé màá ní pétò. Iye báyìí lá rí nínú ǹta a fẹ́ ṣe o. Àbí kẹ̀ kó jẹ́ wipé bóyá ká tó bẹ̀rẹ̀ ǹta tí e fẹ́ ṣe rárá, a ti ní àjọsọ̀rọ̀ pẹ̀tọ̀. Ta bá ti ṣe kí ní yi o, iye tó ní ká luku bá dá láti fi ṣe, pasẹ́ǹtẹ̀ẹ̀jì rẹ̀ náà lá fi pín o. Ẹ̀ mọ̀ pé iyen o ti ní àjọsọ̀rọ̀ ni. Àmọ́, í tó bá jẹ́ pé kò ní àjọsọ̀rọ̀, ọ̀pọ̀ igbà a máa ń fẹ́ sọ í pé bóyá ká pín ni dọ́gbańdọ́gba. Àmọ́, ẹ́ mọ̀ pé, eh, effort oníkálukú wa nípa bí result máa ṣe jáde otooto ni. Fún ìdí èyí, mo máa ń jẹ́ kó jẹ́ wipé òun ni yóò pín in. Tó bá ti jẹ́ pé ǹkan bá pa wá pọ̀ bá un, màá sọ fún un pé, "Ọ̀, èmi ti rí pé iye báyìí lárí, àmọ́ ẹ gbà ẹ́ pín bó bá ṣe jẹ́, ẹ jẹ́ kí n rí tẹ̀mí." Kódà iyé kí ye ti i bá send sí mi, mi ò ní sọ "A" nípa rẹ̀ má kọ̀ sọ fun pẹ̀tọ̀. Ó ṣe ni nítorí pé ó jẹ́ ọ̀rẹ́ tó ń wúlò nígbà tí ẹ, torí ó jẹ́ yàn tí ẹ̀yàn lè rí lò. Àmọ ọ̀rẹ́ mi kejì, Bẹ́lò, òun ní ti ẹ, òun ò ní gírímókáyì nípa owó. Kódà ó lè yàn dá owó fún ọ nígbà tí ó bá rí pẹ̀tọ̀. Ó nílò owó yìí ju òun lọ. Àmọ́ ìṣòro tó uń ní ni pé òun yìí fẹ́ kẹ rí òun tán, kì í fẹ́ kẹ rí òun tán. Ó máa ń gọ̀ sí ẹ̀yin ìka kan ni ní gbogbo ìgbà. So eleyìí sì ló máa ń fa wàhálà láàárín òun àti, eh, ọ̀rẹ́ wa tó jẹ́ Fẹ́mi. Gbogbo ìgbà ni Fẹ́mi máa ń nílò owó torí ó nífẹ̀ẹ́ owó púpọ̀. Ó yè dí ilé ní ǹkan tó bá ti lè mọ̀ pé tọ́ iye owó kan báyìí wà lákàǹtì rẹ̀, mi ò tíì mọ̀ wá ọ̀nà bí ẹ ṣe ná owó náà. Èmi sì ni mo jẹ́ ènìyàn tó jẹ́ pé mi ò ní fẹ́ràn kí ènìyàn máa ń bá mi plan owó mi. Ìgbà tó bá wù mí àti tí ó bá wù mí, òun ni mo máa ń fi owó mi ṣe. So bí mo dẹ̀ ṣe máa ń live life tẹ́nìnì ọ́n láti ilẹ̀ pẹpẹ wa. So èmi àti Bẹ́lò, owó wa tún wọra wá ju èmi àti Fẹ́mi lọ, bó ti jẹ́ pé ọ̀rọ̀ èmi àti Fẹ́mi máa ń sábà tètè yẹra wá ju èmi àti Bẹ́lò lọ. Àmọ́dé láàárín àwọn ọ̀rẹ́ mi méjèèjì, a à ní, mi ò bá wọn ní ìjà nípa ọ̀rọ̀ owó rí. Kódà àwọn méjèèjì wọn fẹ́ràn kí àwọn bá mi ní ọ̀rọ̀ nípa owó ju kí àárín àwọn méjèèjì kó jẹ́ pé òun ni owó wa. Ìn tí mò ń bìyànjú láti sọ ni pé, tí a bá fẹ́ ṣe òwò papọ̀, gbogbo àwọn méjèèjì prefer kí n wà níbẹ̀ nítorí pé wọ́n mọ̀ pé tí n bá wà níbẹ̀, pínpín owó yẹn yóò ní ìyànjú kíákíá. Àmọ́ Bẹ́lò àti Fẹ́mi tí wọ́n bá jọ ṣe owó papọ̀, wọ́n máa ń sábà ní wàhálà pẹ̀lú ara wọn nítorí pé àwọn méjèèjì ní ìfẹ́ owó púpọ̀ ju. Tó bá jẹ̀ ti jẹ́ ara ní ara wọn ni kò ní sẹ́ni kankan tí ó fẹ́ sọ pé ó dà wọ́n yàn dà fún ọ láì ṣe pé bóyá wàhálà ó ṣẹlẹ̀ àbí ó ń ní ìtàkurọ̀sọ lóríṣiríṣi. So fún ìdí èyí, èmi ò rílí rí púpọ̀ ní ǹkan tí, eh, owó láàárín àwọn ọ̀rẹ́ mi nítorí èmi ma ń wò pé owó owó náà ni a ní ná tán. Kò sí bí owó náà ṣe fẹ́ ga tó a padà fi ilẹ̀ náà ni tí a bá lè ná tán. Aàní mu lọ sọ̀rún. So gbogbo ìròrí yìí ló ti máa ń jẹ́ kí èmi rí pé òun, kódà kó jẹ́ pé owó tó ṣe tabua ni ló wà láàárín wa, èmi ò ní jẹ́ kí ó dà mú mi lọ́kan púpọ̀. Lòótọ́ èèyàn ni mí, mo lè ti ronú pé tọ́, màá rí ilé, màá rí ilé, màá rí ilé o. Tó lè jẹ́ pé tọ́ iye tí mo á fòkàn sí i kọ́ ni mo padà gba. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà mo máa ń rò pé Ọlọ́run ò tí ì ní pé àsìkò àwọn ǹkan tí mo fẹ́ ṣe tìtún ní, lásìkò ẹ bá tó, ìrọ̀rùn, ìrọ̀wọ́, ìrọ̀sẹ̀ ni gbogbo ẹni yóò wá sí déédé ara wọn ní àpọ̀ mi.

Kò sí oṣù nínú ọdún tí èmi ò fẹ́ràn nítorí wípé gbogbo oṣù ló ní ìwúlò titi wọn. Lótọ́lótọ́ ìbéèrè tẹ bẹ̀rẹ̀ lọ̀wọ́ mi ó dá lé lórí pé irú oṣù wo nínú ọdún ni mo fẹ́ràn jù lọ. Da bá ní ká wò, ṣe oṣù tí wón bí mi tó ṣe oṣù kejì nínú ọdún ni mo fẹ́ sọ ní? Àbí oṣù tí wón bí ìyá mi tó ṣe oṣù kẹrin, oṣù kẹfà nínú ọdún ni mo fẹ́ sọ ní? Àbí oṣù tí mo bí ọmọ mi àkọ́kọ́ tó ṣe oṣù kẹrin, àbí oṣù tí wọ́n bí ìyàwó mi, àbí oṣù tí wọ́n bí bàbá mi tó jẹ oṣù àkọ́kọ́? So, n t tí mo fi máa ń sọ pé kò sí oṣù tí ó wà nínú ọdún tí mi ò fẹ́ràn. Àmọ́ sá ta bá wò nípa titi okòwò àti ìgbé ayé tá ń gbé, mo máa ń fẹ́ràn oṣù February àti March, àgaga March. Ìdí tí mo sì máa ń fi ń fẹ́ràn rẹ̀ ni pé ní gbogbo ìgbà tí ọdún tuntun bá ti dé, ta bá ti wà nínú ọdún tuntun báyìí ni gbogbo àwa ẹ̀dá la ti máa ń ní àdìọ̀kan ta dì láti ọdún tó kọjá pé tọ̀. Tọ́ ọdún yìí bá ti dé o, mo fẹ́ ṣe ohun báyìí, mo fẹ́ ṣe ohun báyìí, mo fẹ́ ṣe ohun báyìí. Ni kété tí a bá ti mú ọdún tuntun, tí January bá ti bẹ̀rẹ̀ báyìí ni àwọn ẹni ẹ̀dá máa ti wọ́n bẹ̀rẹ̀ tí ń sa eré àsálà láti rí pé gbogbo àdìọ̀kan wa lari ní ìmúṣẹ. Tó dẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo ìgbà ni ohun tí a bá dì ọ̀kan ló ṣe é ṣe. Àmọ́ ìrọra èèyàn, ìrọra èèyàn àti ẹlẹ́ran ara ta jẹ́ ló fàá tó fi jẹ́ pé a máa ń rí pé àwọn eré yìí ò yẹ ká ṣá. Àmọ́ tá bá ti bẹ̀rẹ̀ sí ń sa ní oṣù àkọ́kọ́, oṣù ẹ̀kejì tó bá máa fi di oṣù March, púpọ̀ nínú wa ni clarity máa ti ń bá la ti máa ń rí pé, àá tọ́ ohun tí mò ń ṣe yìí ó dàbí i pé kò ní sọ́nà ń bẹ́ ọ. Àmọ́ àbí ohun tí mò ń ṣe yìí ọ̀nà wà ń bẹ́ ọ, àbí ohun tí mò ń ṣe yìí mo lè bu ọ́ já ọ̀nà bò mi. So ìdí tí mo fi fẹ́ràn oṣù March kò ju wípé ó máa ti ń, ìrìn gbogbo àdìọ̀kan wa láti ọdún tó kọjá a ti máa, máa rí òtítọ́ bọ̀ díẹ̀díẹ̀ nípa èyí pé tọ̀. Ṣé ọ̀nà tí mo ní mo fẹ́ túnmu yìí, ṣe ọ̀nà yìí da àbí kò da? Púpọ̀ nínú ìgbà ẹni tó bá fẹ́ fi ṣẹlẹ̀, tó bá fẹ́ lọ síbi iṣẹ́ mìíràn yó ti mọ múra pé tọ̀. Tó wá máa fi di àárín oṣù, àárín ọdún nígbà tí àwọn iṣẹ́ mìíràn tí wọn ò tí wò pétọ̀, àwọn òṣìṣẹ́ yìí a fi wọn mọ́. Ẹ jẹ́ ká gba àwọn ẹlòmíràn. Ọ̀pọ̀ ìgbà yẹn ni oníkálukú náà ó ti mọ múra pé tọ̀. Mo fẹ́ kọ application sí ibo mi. Ẹni tó bá dẹ̀ jẹ pé boya o fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ ni àbí o fẹ́ ṣe nǹkan kan ni, tó bá ti ń di March nínú ọdún náà lẹ́ni hun ó ti mọ múra pé tọ̀. Oṣù mẹ́ta sí ìsin òun, mo fẹ́ lọ resume ilé ìwé. Oṣù méjì sí ìsin òun, mo fẹ́ ṣe nǹkan báyìí ò àbí ẹ́, mo ti gbọdọ̀ di nǹkan báyìí kí ọdún tó parí. Nítorí ná8à oṣù March mo máa ń fẹ́, mo mọ ìdílé ìgbádùn rẹ̀. Kò dà decision tí èèyàn bá ti take nínú ìbẹ̀rẹ̀ ọdún, ìgbà yẹn lèyán ó ti mọ mọ bóyá decision tí ó lè hold throughout ti ending ọdún ni àbí decision tó yẹ pé láàárín ọ̀nà ni yóò ti pàdánù. Eeyan o ti mọ ọ mọ kalẹ̀ nítorí náà, fifẹ́ràn oṣù March mi bẹ̀rẹ̀ láti ìgbà tí mo ti wà ní kékeré. Nítorí gbogbo calendar school wa tó bá ti ń di pé March ń dé, a ti mọ pé tọ̀, a ti pa, a ti fẹ́ parí session yẹn nìyẹn. Tó bá ti máa fi di pé tọ̀ oṣù, ọdún dá sí méjì báyìí, a ti maa mo pé a ti fẹ́ bọ́ sí ìpele mìíràn náà ni. Ọdún tí ń gorí ọdún lórí wa náà ni. Bẹ́ẹ̀ náà ni oṣù tí máa ń gorí oṣù. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó máa ń mọ̀ pé December ni àwọn fẹ́ràn jù nítorí mi ò dẹ̀ rí wọn bá wí. Torí ẹni tó bá ń wọ ọ ti weather, weather ní December ó máa ń tutù àti pé àwọn èèyàn, wọ́n máa ń bu àwọn èèyàn ní nǹkan púpọ̀ ni àsìkò yìí. Ó kàn rí bí oṣù Ramadan náà ni fún àwa Mùsùlùmí. Bí mi bí ẹni tẹ́, tí bá ní kí n wò láti angle tẹ̀sìn, màá sọ pé oṣù Ramadan ni mo fẹ́ràn jù lọ nítorí pé oṣù Ramadan a máa ń gun ara wa ní nǹkan. A máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìtọrẹ àánú, a máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ òore fún ara wa. A máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìforíjì fún ara wa kí Ọlọ́run lè continue láti máa sa àánú lọ́pọ̀lọpọ̀ fún wa ni. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo máa ń rí ní àrídájú pé tọ̀. Mo ní gbogbo ìgbà tí mo bá ń ronú wipé mo fẹ́ mú oṣù tí mo fẹ́ràn jù lọ, oṣù tí ó mú owó wọlé fún mi, tó mú clarity bá mi ni mo máa ń sọ.

Nínú ẹ̀wà ọkùnrin tàbí obìnrin tó bá ń jáde síta, òun ni ago ọwọ́ jẹ́. Ago ọwọ́ jẹ́ nǹkan tí mo ti máa ń lò láti ìgbà tí mo ti wà ní kékeré. Ní ìgbà tí mo wà n kékeré ní ọdún náà lọ́hùn, ó ní àwọn ago kan tí wọ́n máa ń tà fún wa. Àwọn ago yìí wọ́n fẹ́ràn, wọ́n ní ẹwà púpọ̀. Nígbà náà gan, wọ́n tún ń ṣe swíìtì mọ́ àwọn ago yìí, mi ò lè gbàgbé. Ó tóbi báyìí, kódà a máa ń wọ wọ́nu omi. Ó ní ibi ta máa ń tẹ̀ lára rẹ̀ tí ó fi ṣí sókè. Tàbí bá ti ṣí sókè níbi ìsàlẹ̀ rẹ̀, a máa ń tọ́jú àwọn chewing gum wa síbẹ̀ ni ta bá ń jẹ lọ́wọ́. T'àwọn olùkọ́ wa bá wolẹ̀, ta bá sì fẹ́ kí wọ́n mọ̀ pé a ń jẹ chewing gum lọ́wọ́. So mo fẹ́ràn kí n lo ago ní gbogbo ìgbà. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń dàgbà sí, ni mo bẹ̀rẹ̀ sí ń ra àwọn ago tó jẹ́ olówó iyebíye. Mo rántí lọ́dún náà lọ́hùn nígbà tí mò ń ṣerve, tí mò ń ṣe àgùnbánirọ̀ ní ilẹ̀ Ígbò. Ó ní ago tí mo fi ṣe convocation ìyẹn, ò, àṣekágbá ní yunifásítì. Ago yẹn ni mo máa ń wọ̀ káàkiri nígbà tí mo fi wà ní service. Ó ní ọjọ́ kan nígbà tá ń lọlé, ta kúrò ní ibi ta ti ń ṣerve pé a ń bọ̀ wálé. Bí mo ṣe fẹ́ gun ọkọ̀ òun ni ago náà já páàtì. Ó dùn mí gan nítorí pé mi, láti ìgbà náà títí dé ní, mi ò tí ra irú ago bẹ́ẹ̀ mọ́. Oríṣìíríṣìí iye ìṣiri àbí ìrísí ni mo ti rí pẹ̀lú ago. Kódà àìmọye ìgbà ni mo ti rí àwọn èèyàn tí wọ́n sọ fún mi pé, "áàh! Àwọn fẹ́ràn ọwọ́ mi láti máa wòó nítorí bí mo ṣe máa ń de ago mi mọ́." Kò sí bí ẹ ṣe lè rí mi. Ìgbà kúùgbà tí ẹ bá rí mi, ẹ́ rí ago ọwọ́ ní ọwọ́ mi ni. Kò de sí nǹkan méjì tàbí mẹ́ta tó fà á ju pé bàbá mi jẹ́ ẹni tí ó mọ̀ ń lo ago. Kódà kó jẹ́ ipé ago náà ò ṣiṣẹ́, bàbá mi ó rí pé òun ní ago ní ọwọ́ ni ní gbogbo ìgbà tí ẹ bá pàdé rẹ̀. Kódà kó jẹ́ pé kí ẹ wá béèrè ago lọ́wọ́ rẹ̀, kó jẹ́ pé ó rí fóònù rẹ̀ ni yiò ti wá wo ago fún yin. Àmọ́ dé, ẹ rí ago ní ọwọ́ rẹ. Fún ìdí èyí, nígbà tí mo dàgbà tí mo ní pé, "tọ̀, mo fẹ́ máa ṣe okòwò." Ìyàwó mi gan ló ní, "tọ̀, oun fẹ́ bẹ̀rẹ̀ okòwò." Mo bá ní, "okòwò wo ni ó wù ọ́ láti ṣe?" Oni ohùn ó mọ̀ ọ́ ta pẹ̀fúùmù. Mo bá ní, "à, pẹ̀fúùmù náà dára, àwọn èèyàn máa ń rà dáadáa. Íbo ni ká wá ṣe sí i?" La bá ní tọ̀ nínú ọgbà tí mo ti ń lọ ilé ìwé náà ni, "ká ṣe sí i, a lọ wá ṣọ́ọ̀bù níbẹ̀." Ìyàwó mi sì gbà sí mi lẹ́nu pé, "tọ̀ ká lọ wá ṣọ́ọ̀bù síbẹ̀." Mo bá ní, "tọ̀, tó bá mọ̀ pé ó mọ̀ ta pẹ̀fúùmù, yiò dá ká tún mọ̀ ta àwọn ẹ̀yà ara tó kù bí yarínì, bí chain ká sì fi ago náà kun." Ẹ̀mi ni tèmi nítòótọ́, láti ìgbà tí a ti ń ta ago àti chain àti pẹ̀fúùmù, a, ká bá mọ̀ ni pé a take decision yìí rí nítorí pé ago náà ló jẹ́ kí n mọ̀ pé àwọn èèyàn máa ń rí títa ago ló jẹ́ kí n mọ̀ pé àwọn èèyàn máa ń really really ra ago. Èmi ò mọ̀ tẹ́lẹ̀. Wọ́n máa ń rò pé bóyá púpọ̀ nù wa mo máa ń bùn wa nítorí ẹ̀mí fúnra mi tí ò bá ṣe bóyá mo lọ fún convocation mi tí mo fi ra ago. Mi ò ra ago ọwọ́ fún rara mi rí àti ìgbà convocation mi mo bẹ̀rẹ̀ sí ń ra ago. Bóyá nítorí pé ìyá sì jẹ́ mi gan nígbà tí mo wà ní undergraduate ló fà á ni mi fi rí ní okúnkundùn nígbà náà. Àmọ́ láti ìgbà tí mo ti ṣí ṣọ́ọ̀bù yìí tí mo ní ago oríṣìíríṣìí tó jẹ́ pé imi couples design náà máa ń ṣe fún, tó jẹ́ pé ọkùnrin àti obìnrin ni wọ́n ṣe irú kan náà fún. Wọ́n ṣe tọ́ obìnrin lọ́tọ̀ ojú rẹ̀ ó keere, wọ́n sì ṣe tọ́ ọkùnrin ojú rẹ̀ ó tóbi. Tó jẹ́ pé àwọn ọmọdékùnrin tán bá ń fẹ́ra wọn ni wọ́n ó pìn, wọ́n ó ra fún ara wọn láti fi ṣe ẹ̀bọ̀. Irú oṣù yìí ni ìsìn Valentin ti fẹ́ dé. Tó jẹ́ pé ìgbà tí a máa ń ra oríṣìíríṣìí ọjà sí orí igbá ni. So àwọn ọjà tí a dè máa ń rà nínú àwọn tó pọ̀jù nù, òun náà ni ago ọwọ́ nítorí pé àwọn èèyàn tó ń nífẹ̀ẹ́ ara wọn ni wọ́n fẹ́ fi ṣe ẹ̀bùn fún ara wọn ní àsìkò yìí. So ago ọwọ́ jẹ́ nǹkan tí mo ti ń lò láti ìgbà tí mo ti wà ní kékeré. Láti ago tí kò ní bátíìrì, tó jẹ́ pé a kàn mó fi ń ṣe design fún ọwọ́ fún ọdún ni ká fi ya fọ́tò ọdún àti èyí tó ní bátíìrì. Kódà a tún ní èyí tí máa ń tan iná tí ó sì máa kọrin tí ago bá ti lu. Tí a bá di ago kan yiò kọrin, bóyá ago méjì yio kọrin. Mo lo ago títí ìgbà tí mo wà ní sẹ́kọ́ndírì school gan. Wọ́n tún fún mi ní time prefect tí o jẹ́ pé èmi ni mo máa ń lo lu ago fún break àti closing time àti assembly ní ojoojúmọ́. So kọ́ Ọlọ́run kí ó ṣe.

Àti ẹ̀bùn funfun ni ó jẹ́ ǹkan tí àwọn ẹni kan máa ń ṣe dáradára kódà wọ́n máa ń wo àwọn ẹlòmíràn ni pétọ̀ bóyá àmútọ̀runwá ni àbí bóyá wọ́n sì ti máa ń wo oríṣiríṣi àwòrán lórí Íńtánẹ́ẹ̀tì lórí báwo ni a ṣe máa ń bu ẹ̀bùn ní gbogbo ìgbà. Kódà ní àárọ̀ yìí, mo ti béèrè lọ́wọ́ ìyàwó mi pétọ̀, "Ọ̀nà Ramadan ló tún dé yìí, òké ni àwọn ǹkan tí a pin fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn ìbẹ̀rẹ̀ Ramadan ta fi ṣe ìrọ̀wọ́ sí àwọn èèyàn?" Ìyàwó mi sì sọ fún mi pétọ̀ bóyá ká tún ra mílìkì ni àbí ká ra àpò ìrẹsì ká pín ìrẹsì náà ní orí dé orí. Mo sá à ti sọ fún un pétọ̀ kó bá mi ronú ṣe torí èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò ní ìròrí púpọ̀ lórí ẹ̀bùn. Àmọ́dé, ẹ̀bùn jẹ́ ǹkan tí ó dára tó yẹ pé tí, e, o bá fún èèyàn, o máa ń ṣe kóríyá púpọ̀ fún àwọn èèyàn. Ẹ̀bùn tó easy fún èmi jù láti fún èèyàn ni owó torí mo mọ̀ pé tọ̀ tí ń bá gùn èèyàn ní owó, yóò lè fi ṣe ǹkan tó bá wù ú láti fi ṣe ní ìgbà tó bá wù kó ṣe. Ṣé o ti yéyín? Àmọ́dé, irú inú nípa ẹ̀bùn láti fún èèyàn náà ó dá lé lórí ohun tí ẹni náà fẹ́ ṣe àbí ohun tí ẹni náà bá ń ṣe ní àsìkò ìgbà náà. Ẹ̀yàn ṣá lè máa ṣe ìyàwó kí a máa fún un ní ẹ̀bùn tí a máa ń fún ẹni tí ó ń ṣe ìkómọ. So gbogbo àwọn èèyàn náà ni ẹni náà máa ń rò dáadáa pétọ̀. Ẹ̀bùn tó bá tọ́ sí ìgbà, òun ni a máa ń fi hàn ìgbà. So èmi gẹ́gẹ́ bí ẹni kan, èèyàn kan ni mo ti fún ní ẹ̀bùn jàǹkanjú. Ọ̀gá wa sì ni ní ẹnu iṣẹ́. Ọ̀gá yìí ó ṣe ohun meréméré ní ayé wa nígbà tí a wà ní ẹnu iṣẹ́. Ó jẹ́ kí a mọ iṣẹ́, ó dẹ̀ fa gbogbo wa mọ́ra. Nígbà tí ó di pé ó pé thirty five years in service tí ìjọba nítọ̀, àsìkò tí tó fún wọn láti retire ni a bá ní ìgbà náà ó dá. Ọ̀gá wa tí ń lọ yìí, òké ni ẹ̀bùn ta lè fún. A bá lọ ra hamper, hamper láńlá lára fún wa, ara oríṣiríṣi ẹ̀bùn ló sì wà nínú hamper náà. Ara drink, ara milo, ara gbogbo ǹkan ẹnu oúnjẹ la kó sínú hamper òun. So ó jẹ́, ẹ, ìyẹ̀bù nǹkan kan tí mo ti fún èèyàn rí. Ni ìgbà tí ó pọ̀ jù àbí ní ọ̀pọ̀jù ìgbà ni kí n sọ ni, owó ni ǹkan tí mo ti fún àwọn èèyàn tó jọ mí lójú ju. Owó ni mo ti fi ṣe àánú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ju àti mílìkì. Ṣé ẹ hú tó ní ǹkan ẹ̀bùn kan tí mo ti fún èèyàn rí ní ìgbà kan tó sì jọ ẹni náà lójú dáradára? Àsìkò àwẹ̀ ni. Ó wà ní ọ̀rẹ́ mi kan tó jẹ́ pé iyan máa ń fún ní dìbínù tí ó wá láti ilẹ̀ Saudi. So dìbínù yìí ó jẹ́ dìbínù tí ó special gan. So ọ̀rẹ́ mi yìí mo bá pè pé tọ̀ kó fún mi ní ara dìbínù yìí kí mo lè pin fún àwọn èèyàn mi. Mo bá fún mi ní mẹ́ta, mo bá fún àwọn ẹbí mi ní ẹyọ kan, mo fún ara mi náà ní ẹyọ kan, mo rẹ̀ fún ìyá ìyàwó mi náà ní ẹyọ kan ní ọdún náà lọ. Ẹ̀bùn yìí wọ́n release, inú wọn dùn, ayọ̀ wọn kún pé, "Á, mo fún àwọn ni ǹkan tí àwọn ò bá ṣe làálàá kóko láti rí." So láti ìgbà náà ni mo ti mọ̀ pé tọ̀, ẹ̀bùn láti fún àwọn èèyàn ó jẹ́ ǹkan tí ó ní agbára púpọ̀. Ẹ̀yàn sì gbọdọ̀ mọ irú ẹ̀bùn tí èèyàn gbọdọ̀ fún oníkalukú. Àwọn ẹ̀bùn kan wà, àgbàlagbà ló wà fún. Àwọn ẹ̀bùn kan sì wà, ọmọdé ló wà fún. So láti lè mọ̀, èèyàn gbọdọ̀ ní làákàyè tó pọ̀ kí èèyàn sì gbọdọ̀ fi ara balẹ̀ wo ẹni tó fẹ́ fún ní ẹ̀bùn kó tó fún ní ẹ̀bùn kó lè bá a ní ipa tí o fẹ́ kó ní arẹ̀. Nítorí pé mo tún kọ́ ẹ̀kọ́ nípa pé kí èèyàn mọ̀ pé tọ̀, ẹ̀bùn báyìí wo ló tọ́ sí ẹni báyìí ó ní àsìkò báyìí. Kí èèyàn sì mọ̀ pé tọ̀, ẹ̀bùn tí o bá fún èèyàn kò gbọdọ̀ jẹ́ ẹ̀bùn tí ó ní àmì gidi ní ayé ẹni náà. A gbọdọ̀ máa fún àwọn èèyàn ní ẹ̀bùn tí kò ní ní àmì ní ara ẹni náà. Torí ẹ kín tó fún èèyàn ní ẹ̀bùn máa kọ́kọ́ wo dáadáa pétọ̀. Kí ni ẹni yìí nilò? Kí ni yóò ṣe àǹfààní fún ẹni yìí? Ó kàn rí bí ìyàwó tuntun mi tí ó ṣẹ̀ kò wọlé. Mo á mọ̀ pé tọ̀ kí n fún un ní ẹ̀rọ ọlọ́ta, kí n fún un ní ẹ̀rọ gbomikana, àwọn ǹkan tí yóò rí lò fún ilé ọkọ rẹ̀, àwọn ǹkan tí yóò cherish ní. Kí í wá ṣe pé kí èèyàn ṣe ìyàwó ká wá lọ máa fún un ní exercise book àbí textbook gẹ́gẹ́ bí ẹ̀bùn kò ní ìwúlò funfun òde tí ó ṣẹ̀ ṣe.

Ìpara jẹ́ ohun tó ṣe pàtàkì nínú ìmúra ojoojúmọ́ ẹ̀dá. Àgàgà àwa ọmọdé òde òní a máa ń rí i pé a gbọdọ̀ ṣe ìmúra tó tọ́ àti tí ó yẹ. Tí a bá dẹ̀ fẹ́ ṣe ìmúra náà, a gbọdọ̀ para wa ní ọ̀nà tó tọ́ àti tó yẹ. Ṣé e wà á rí àwọn ìpara yìí, wọ́n ní àsìkò titi wọn tí èèyàn máa ń lò wọ́n. Bóyá àwọn ìpara ìgbàlódé isin yìí ni o torí ó dàbí n pé àwọn ìpara ta bá ní ayé gẹ́gẹ́ bí àwọn àdí àgbọn, àwọn orí kò sí ìgbà tí, kò sí irúfẹ́ ìgbà tí ènìyàn ò lè lo àwọn yìí. Àmọ́ àwọn ìpara tí àwọn òyìnbó ń ṣe wọ́n ṣe fún ìgbà ni. So ó ní ìgbà tí a máa ń lo Vaseline, ó sì ní ìgbà tí a máa ń lo àdí àgbọn, ó ní ìgbà tí a máa ń lo lotion. Nítorí pé fún, eh, for example nísìnyí, tó bá di bí ọwọ́ ìgbà ooru yẹn, ẹnikẹ́ni ò ní fẹ́ lo ìpara tí ó ní, àì, ìpọn bí irú àwọn Vaseline. Wọ́n máa ń ní ìpọn dáadáa. Kódà tó bá ti lè lo Vaseline nínú ooru kó tó kúnlé ni omi yóò ti mọ́ ṣó ṣí gbogbo orí rẹ ní gbogbo ara rẹ nítorí pé Vaseline ní agbára fún ìgbà ooru. So ní gbogbo ìgbà tí ooru bá ti ń mú bá ọ, o máa ń ní láti lò bí àwọn lotion kéékèèké, àwọn ìpara tí kò ní jẹ́ kí ara wúwo, àwọn ìpara tó jẹ́ pé tí ẹ bá ṣe ti fi kan ara ni ó ti wálé mọ́ ara. Àwọn èèyàn ni a máa ń lò ní ìgbà tí ooru bá ń mu jọjọ so that kò ní jẹ́ kí ooru kí a máa là á gbọ̀n unnecessarily. Ẹ sì mọ̀ pé tí, àì, oogun bá ti bò wájú, àì, ó máa ń jẹ́ kí ara mọ́ hun ni. Tèèyàn ò bá ní ọ́fíísì tí ó ní amúlétutù àbí tí èèyàn ò bá ní fáànù tí ó ń fẹ́ ṣéyàn lórí ní ibikíbi tí èèyàn bá ń lọ. So àmọ́ tó bá ti wá di bí irú ìgbà ọyẹ́, ẹ sì mọ̀ pé ọyẹ́ rè, ó ní bó ṣe máa ń ṣe àgọ́ ara gbogbo wa. Ẹlòmíì yóò sẹ́ funfun láti òkè dé ilẹ̀ ni tí ẹ rò pé bóyá o kó sínú èlùbọ́ ni. Ẹlòmíì sì ni yóò mú tẹ́ ẹ pé gbogbo ètè rẹ̀ yóò là. Kódà ẹsẹ̀ ẹlòmíì máa ń là níbi tí ọyẹ́ máa ń dé. So àsìkò ọyẹ́ yìí àwọn ìpara tí ó bá ní ìpọn, àwọn ìpara tí jẹ́ pé tí ẹ bá fi para, kódà kídọ̀ tí wọ́n fẹ́ yóò lẹ̀ mọ́ ni lára nítorí pé àwọn ìpara yẹn sì wà ní orí layer ara wa. Àwọn ìpara yẹn ló máa ń da nígbà ọyẹ́ torí tí ọyẹ́ bá mú kò ní lè tètè penetrate ara wa, kò ní jẹ́ kí ara wa kó ṣẹ́ funfun. Irú ìpara yẹn ni Vaseline jẹ́, jelly ni. Àwọn jelly yìí ó máa ń rí bí oil ni ó máa ń le ti kọ lára. So àwọn ìpara tó máa ń da ní àwọn àsìkò tó jẹ́ pé bóyá ọyẹ́ ń mú, òtútù ń mú, èèyàn wá fẹ́ kí èèyàn ní nǹkan tí yóò dùn dé orí ara èèyàn tí kò ní tètè kúrò ní ara. Àwọn àsìkò yẹn ni a máa ń lo irú àwọn ìpara bẹ́ẹ̀. Eh, ìmíì nà dẹ̀ tún wà tó jẹ́ àwọn ìpara bíi àdí àgbọn. Ṣé wà á rí àwọn ìpara bíi àdí àgbọn tó jẹ́ bí àwọn lotion bọ̀, wọ́n máa ń jẹ́ very oily lotion. Ṣé wà á rí àwọn ìpara yìí? Àwọn ìpara yìí inú òjò ni wọ́n ti máa ń da. Ìdí tí wọ́n ti máa ń da nínú òjò ni pé ní gbogbo ìgbà tí ẹ bá ń fi wọ́n para, wọ́n máa ń jẹ́ kí gbogbo ojú máa dán gbòò ni. So tó jù bá mú, tó tutù bá mú, èèyàn lè fi wọ́n kí èèyàn fi yí bá ọ̀. Nítorí nínú òjò, èè, òtútù máa ń pọ̀, èèyàn ó sì máa wá àwọn ìpara tó gbóná ní ara ni. Ṣé wà á rí àwọn ìpara tó ń gbóná yìí, wọn yìí sábà ní òróró lára. Ǹkan gbígbóná tó wà lára wọn yẹn o jẹ́ kí wọ́n ní òróró lára. But ọ̀pọ̀ ìgbà tí ẹ bá ti wọ́n para gbogbo ibẹ́ẹ̀ yóò ṣẹ́ funfun ni. So ẹ wàá mix òróró yẹn pẹ̀lú irú àdí àgbọn yìí. Tí ẹ bá mix ẹ pẹ̀lú òróró tó ń gbóná bí àwọn rọ́ọ̀bù, bí àwọn àbò ni kí ẹ bá mix wọn papọ̀ pétọ̀, ẹ fẹ́ máa fi para nítorí òtútù yóò jẹ́ kí gbogbo ara yín gbóná wá, yóò warm wá. Bẹ́ẹ̀ kò sì ní jẹ́ kí ara yín kó tún ṣẹ́ funfun. So iṣẹ́ méjì tí àwọn òróró yẹn máa ń ṣe ní àgọ́ ara ènìyàn then a bá fi para tán. So èmi as a person, mo máa ń rí lári dájú pé mo ní ìpara fún gbogbo ìgbà. Bó jẹ́ ìgbà ọyẹ́ ni, bó jẹ́ ìgbà oru ni, bó jẹ́ ìgbà òtútù ni, mo ní àwọn ìpara kan náà dẹ̀ wà tan ṣí ṣe tó jẹ́ pé wọ́n ní àwọn ṣe fún gbogbo nìṣe ìgbà ni. Àmọ́ óní irú ìgbé ayé tó o gbọdọ̀ mọ̀ gbé kó tó lè rí wọn lọ. Rí i àwọn ìpara yẹn máa ń tóbi, wọ́n ń ṣe fún ìgbọ́ ọyẹ́, ìgbò òtútù, ìgbà gbogbo ẹni. Àmọ́ dé ẹni tó bá ń ṣe láálàá kò níta, kò ní lè lo wọn tóbi.

Níbi tí mo dàgbà sí ní ìlú Èkó gẹ́gẹ́ bí gbogbo ènìyàn tí mọ̀ pé Èkó, arómi sá lẹ́gbẹ́lẹ́gbẹ́ ni a máa ń pè. Omi lọ́tun, omi ló sì ni ní àdúgbò wa ní ìgbà náà nígbà tí mo wà ń kékeré. Ni ọjọ́ náà lọ́hùn, mo ti di prefect ní primary school mi. School mi wá ní ìpèníjà ilẹ̀ dídànù. Wọ́n bá ní nígbà náà, "Òdá o, ká wá máa lọ kó ilẹ̀ wa sí èbúté." Èbúté yìí ibi tí àwọn ọkọ̀ ojú omi tí wọ́n ti máa ń gbé ra ni. Nígbà yẹn wọn ò tíì ṣí fún commercial purposes. Nígbà yẹn àwọn tí wọ́n máa ń wà ló ibẹ̀, àwọn tí wọ́n, tí wọ́n fi ń pẹja lásán ni tí wọ́n kàn gbé ọkọ̀ lọ sójú omi lọ fi pa ẹja. So lọ́jọ́ náà la bá gbé ìdẹ̀ tí, la gbé ilẹ̀ lọ sí èbúté pé ká lọ dànù. Bí mo ṣe wà ní, ẹ́, èbúté ni mo bá rí àwọn akẹgbẹ́ mi ọ̀kan tí wọ́n fẹ́ gun ọkọ̀ ojú omi, tí wọ́n fẹ́ gun lọ sí àárín omi láti lọ fi dẹ àwọn ẹja. Mo bá sọ fún wọn pé, "À ó wú èmi náà kí èmi náà lè ṣe irú nǹkan báyìí." wípé, "Ṣé ẹ̀ jẹ́ kí n wọ inú ọkọ̀ yín wo kí n tí ẹ̀ rí bí bó ṣe ń rí?" Wọ́n bá ni, "Òdá, kò sí wàhálà." Pé kí n tẹ̀lé àwọn ká lọ ni mo bá gun ọkọ̀ omi ní ọjọ́ yẹn. Ọjọ́ yìí ni á jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ gun ọkọ̀ omi. Lóòótọ́ mi ò tẹ̀lé wọn dé àárín omi o, wọ́n kàn gbé mi lọ sí iwájú díẹ̀ mo sì ní kí wọ́n dá mi padà, wọ́n sì dá mi padà ni. Mi ò jẹ́ kí ó di, ó di, ó dà mú mi rárá láti, láti torí mo máa ń ní ìfo-ìfo-ìbẹ̀rù ifoya fún omi. So, ẹ́, ìgbà yẹn ni ìgbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ gun ọkọ̀ ojú omi. So ìgbà kejì tí màá gun ọkọ̀ ojú omi, mo ti dàgbà dáadáa. Ni ọ̀nà ọ̀dọ̀ wa tí a bá fẹ́ lọ sí inú Èkó, ẹ́, traffic máa ń pọ̀ ní ọ̀nà. Ó dẹ̀ máa ń dà mú wa ní ì–ọ̀pọ̀lọpọ̀ ìgbà. So fún ìdí èyí, a kì ń lè wọ ọkọ̀, ẹ́, the best option fún wa ni pé ká wọ ọkọ̀ ojú omi lọ sí ibi tí a bá ń lọ. Tí a bá ní ká lọ ojú títí ká wọ mọ́tò, àá lò tó wákàtí méjì sí mẹ́ta ní ọ̀nà. Àmọ́ láti lọ sí ibi tí à ń lọ, tí a bá ní ká lo ọkọ̀ ojú omi látọ̀dọ̀ mi, kò ní ju bí ogún sí ọgbọ̀n ìṣẹ́jú lọ láti fi dé ibẹ̀. So ní ọjọ́ yìí mo bá wọ pé, "Àtọ̀, ó dára, bóyá ká kú wọ ọkọ̀ ojú omi lọ sí ibẹ̀ Liverpool la máa ń pè ibẹ̀." Mo bá gbé ọkọ̀ ojú omi, wọ́n bá ní nígbà náà two thousand five hundred ẹ̀ ní dé Liverpool. "Àá!" Mo bá ní, àmọ́ within thirty minutes náà ni a ti dé ibẹ̀ lábá gun ọkọ̀ ojú omi. Ọjọ́ náà ni ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ mọ̀ pé ní alẹ́ tí ilẹ̀ bá ti ṣú, àwọn ọlọ́kọ̀ ojú omi, wọn máa ń tan iná sí orí omi fún ara wọn láti lè mọ ibi tí ọ̀nà wà. Ọjọ́ náà ni mo rí pé àwọn atupa máa ń wà káàkiri ní ojú omi káàkiri láti fi ṣe ọ̀nà fún àwọn tí wọ́n ń lọ lójú omi. La bá gun ọkọ̀ ojú omi, àwọn ọkọ̀ olójú-- ojú omi ilé alápùpù ni, kì í ṣe èyí tí wọ́n fi igi wà. So ìdí èyí, òun ló jẹ́ kí ó fini lọ́kànbalẹ̀ díẹ̀ nítorí pé bá ṣe ń lọ kó dàá, ó kàn lọ ni bí ìgbà pé èèyàn wà lórí ọ̀kadà. Àán, orí ojú omi náà la wà. Àyà mí ká sókè nítorí, "Á! Orí omi máa ń bà mí ní ẹ̀rù gan-an." Kó dàá, ọkọ̀ òfurufú ò bà mí lẹ́rù tó ojú omi. Lọ́jọ́ yìí ló jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kejì tí màá gun, ẹ́, ọkọ̀ ojú omi. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ìgbà tí mo ti wà ní yunifásítì. Mo bá ní, ẹ́, òní ibi kan nínú school wa tí a máa ń pè ní dam. Wọ́n ṣe ọkọ̀ ojú omi náà síbẹ̀ fún recreation. Ìnyẹn fún àwọn àlejò tó bá wá wo omi dam, ẹ lè gun ọkọ̀ ojú omi lọ sí iwájú kí wọn gbé yín lọ sáàárín omi, wọn á gbé yín padà fún owó tó ṣe, tó péréte. So ọjọ́ yìí mo bá ní tọ̀, "Ká lọ sí dam wò, ká lọ wo n tàn ṣẹlẹ̀ níbẹ̀." La bá ṣàlọ̀ ní ìgbà tí a lọ tán. Tí a dé ibẹ̀, la bá àwọn ènìyàn níbẹ̀ táwọn náà fẹ́ gun ọkọ̀ tó wà ní dam lọ sí iwájú sẹ́yìn, káwọn náà sì san owó péréte fún wọn. So ieléyìí ni a ṣáà rí ṣe ní ọjọ́ yẹn, mo dẹ̀ gbádùn rẹ̀ nítorí pé ó tún mú mi rántí oríṣiríṣi experience tí mo ti ní pẹ̀lú omi. Although, omi tí ibi dam kò fi bẹ́ẹ̀ jìn púpọ̀, àmọ́ omi náà ni omi ń jẹ. Nítorí pé artificial ni òun, wọ́n da òun wá bẹ́ẹ̀ ni, kì í ṣe pé bí Ọlọ́run ṣe dá a síbẹ̀ ni. Àmọ́ dé síbẹ̀síbẹ̀ náà ẹ̀rù sì máa ń bà mí náà nítorí omi náà ni omi ṣe ń jẹ ní gbogbo ìgbà.

Nínú gbogbo nǹkan tí àwọn eniyàn máa ń fẹ́ràn jù ní ara mi, òun ni fìlà wà. Kódà èmi gangan gẹ́gẹ́ bí èèyàn mo nífẹ̀ẹ́ sí fìlà ní ọlọ́kọ̀ nítorí pé ó máa ń bùn kún ẹwà mi. Nínú fìlà tí mo rà ní àìpé ọjọ́ tí ó ti ju bí ọdún méjì lọ ṣ'iṣín, tí mo wọ̀ ní ọjọ́ ìyàwó mi. Kódà fọ́tò tí mo fi fìlà náà yà, òun sì ni mo sì ń lò ní orí alélujára káàkiri nítorí pé fìlà náà ò jẹ́ kí fọ́tò náà rẹwà pọ̀. Kódà gbogbo àwọn èèyàn tí wọ́n fọwọ́ kan fìlà náà lára mi tí wọ́n rí fìlà náà lórí mi ni wọ́n ń sọ pé, "àh! Fọ́tò yìí ó rẹwà pọ̀." Àmọ́ ẹ́ń tí ó wà níbẹ̀ ni pé àwọn èèyàn yóò mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ pé fìlà dára, pé fífí wíwọ fìlà ó máa ń bu iyì kún ara wọn. Èmi ò sì mọ ìdí tó fi rí bẹ́ẹ̀. Àmọ́ èmi o, kò sí aṣọ tí mo bá rán àbí bó jẹ́ bùbá àti ṣòkòtò ni, bó jẹ́ agbádá ni, gbogbo aṣọ tí mo bá ṣà àti rán ni mo máa ń rí ní ìdájú pé mo ní fìlà tí ó bá a mú nílẹ̀. Bí n bá ní nílẹ̀, màá rí pé mo ra, bí n bá rà á náà, màá rí pé mo rán síi. Nítorí pé fìlà jẹ́ ìkan nu àwọn ògbóǹtarigi ẹwà ti ọkùnrin tó máa ń bu iyì fún ẹwà ọkùnrin. Gbogbo ìgbà tí mo bá lọ sí ilé àná mi ni mo máa ń rí ní àrí pé mo wọ fìlà. Ẹni bá wọ fìlà wá sí ọ́fíìsì, kódà ìjọba gan-an pọ́n le ju eńi, pé tó bá wọ bùbá àti ṣòkòtò rí pé o wọ fìlà sì kó múra gẹ́gẹ́ bí òṣù-- ẹ́, gẹ́gẹ́ bí Yorùbá atata. So wíwọ fìlà jẹ́ ìmúra tí mo fẹ́ràn tí ó sì gba afẹ́ dáadáa. Mo ní ìrántí ìgbà tí mo wà ní kékeré, a máa ẹ̀ mọ̀ ní ìgbà tí a wà ní primary school tí a bá ti fẹ́ ṣe end of the year party tí a máa ń ṣe lọ́dọọdún. Wọn ò ní pé kí a ṣe eré orí ìtàgé. Mo rántí nígbà yẹn tí wọ́n ní kí n ṣe ọba aládé gẹ́gẹ́ bí eléré orí ìtàgé. Nígbà yìí kò sì ní ìdí kan tàbí méjì ju wípé ní ọdún kan tí wọ́n ní kí a ṣe fíìmù ọba aládé, ẹ́ ká ṣe cultural day. Bàbá mi ó ti ra fìlà àbetí ajá pẹ̀lú dàsíkí fún mi, òun ni mo wọ̀ lọ lọ sí ilé ìwé ní ọdún náà. Na àwọn èèyàn wọ́n ń wò mí pé, "àh ọmọ yìí ọba ni ó wò." Mo bá ní, "àtọ̀ ò dáa, mo ṣáà ń rẹ́rìn-ín gẹ́gẹ́ bí ọmọdé tẹmi." Nígbà tí ó wá di pé ọdún ò parí pé a ṣe end of the year party ni màami bá ní, àní àwọn teacher mi bá ní, wọ́n máa ń sọ fún maàmi pé, "tọ̀, àwọn fẹ́ fi mí ṣe ọba aládé nínú eré ìtàgé tí a fẹ́ ṣe o." So kí wọ́n rí dájú pé àwọn ra fìlà báìbàì fún mi pé òun ni màá wọ̀ àti aṣọ báìbàì láti fi ṣe eré orí ìtàgé náà. Mo bá ní, "tọ̀ ò dáa, kò sí wàhálà, bàbá mi ó bá lọ sí ọjà lọ ra fìlà náà fún mi pé kí n fi ṣe eré ọba aládé tí màá ṣe ní ẹ́ end of the year party náà." Àti ìgbà náà tí mo ti wá ṣe eré náà tí fìlà náà ṣe rẹ́gì, kódà nínú magazine school wa tí ó jàdé ní ọdún kejì, fọ́tò náà wà nbẹ̀ gẹ́gẹ́ bí ìmúra tó gbayì jù lọ lára àwọn cultural ìmúra tí àwọn ọmọ ilé ìwé wa mú ní ọdún náà. Ah inú màmá mi dùn, inú bàbá mi dùn. Láti ìgbà náà gbogbo cultural aṣọ tí mo bá rà, bó jẹ́ bùbá àti ṣòkòtò ni, kó dà bó jẹ́ jàlámíà, bàbá mi ori ní àrídájú pé òun ra fìlà rẹ̀ náà si, pé kó lè bá ara mu. Fìlà sì jẹ́ nǹkan tí ó máa ń bu ẹwà fún èèyàn dáadáa, ó máa ń jẹ́ kí èèyàn look very responsible and matured. Ẹ dẹ̀ mọ̀ pé ẹni tó bá ń wọ fìlà dáadáa, kódà kó máa ní nǹkan ní orí, kódà kó máa ní nǹkan ní apò, àwọn èèyàn ó fún ọ ní regard ti ẹ̀yi wipé, "tọ̀, ènìyí ò, ó múra dáadáa, ojú rẹ̀ ṣe rékéte pẹ̀lú fìlà tí ó dẹ̀ wọ̀ síi ni, kò sì kódà níbi tí fìlà ní agbára dé, kí èèyàn dé ọ̀mùtí, ó jẹ́ ọmọ gbó kí gbogbo ètè rẹ̀ dúdú. Ni ọjọ́ kí ọjọ́ tó bá ti wọ ìpìlẹ̀ àbí ó wọ aṣọ Yorùbá ò wọ dàsíkí ni àbí ó wọ agbádá ni tó sì lo fìlà tó bá a mu síi. Ẹnikẹ́ni ò ní kọ́kọ́ fi ojú ọ̀mùtí àbí amugbó wò. Ẹ̀yàn kẹni tí ò bá mọ̀ rí yóò kọ́kọ́ wò ó níwò pé, "àh èèyàn ńláńlá kan lóde." Kì ò dẹ̀ sí nǹkan kan, kò sí méjì tàbí méjì níbẹ̀ ju wípé fìlà máa ń bu iyì kún èèyàn lọ, ó máa ń jẹ́ kí èèyàn look very presentable and matured. Tẹ́ni bá.

Rárá o, mi ò kí ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi nítorí pé kò da kí ènìyàn máa ṣe ìwádìí ẹ̀yìn àbí kí ènìyàn máa ṣe ìtọpinpin ẹni kankan ni. Tán bá ká mi mọ́ di ibi tí mo ti ń ṣe ìwádìí, kí ni màá sọ pé ó fàá tí mo fi ń ṣe ìwádìí wọn? Mo ti ní irú ìrírí yìí rí ní àárín àwọn ọ̀gá mi nítorí ọ̀gá wa tuntun tí wọ́n ṣẹ̀ gbé wá, ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa tana wo ìdí àwọn ọ̀gá ẹgbẹ́ rẹ̀ tó kù láti lè mọ ibi tí wọ́n ti ń rí owó ní ẹnú iṣẹ́. Eléyìí ṣè jẹ́ kí wàhálà pọ̀ púpọ̀ ní ilé iṣẹ́ ní àsìkò yìí nítorí pé òtítọ́ wá fẹ́rẹ sálọ torí àwọn ènìyàn ti mọ̀ pé ó ń ṣe ìwádìí, ó ń ṣe ìtọpinpin àwọn ọ̀gá rẹ̀ tó kù. Àwọn tó sì jẹ́ olólùfẹ́ àwọn ọ̀gá tó kù wọ́n lọ sọ fún wọn wípé "ẹni báì báì o ó ń ṣe ìwádìí yin káàkiri". Eléyìí sì jẹ́ kí ìrẹ́pọ̀ mọ́ sí i mọ́, kò jẹ́ kí òótọ́ ọ̀rọ̀ mọ́ sí i mọ́ nítorí pé wọ́n ti rí i pé "à á, ẹni yìí ó ń gbìyànjú láti tana wo ìdí wa ni, a sì mọ̀ bóyá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ni ó ń ṣiṣẹ́ fún. Ó fàá tó fi di pé ó ń fẹ́ máa tana wo gbogbo ń tẹ́ tí à ń ṣe àbí kó máa ṣe ìwádìí wa ní ẹ̀yìn". Mo kọ́ ẹ̀kọ́ púpọ̀ láti ọ̀nà yìí, kì í ṣẹ̀ ekan, kì í ṣẹ̀ emeèjì ni. Irú nǹkan báyìí ti ṣẹ lẹ̀ kó dà, kò tí ì pé bí ọ̀sẹ̀ kan sí ìsín. Nígbà tí ní ọ́fíísì ibi tí wọ́n ṣẹ̀ gbé mi lọ tí ọ̀gá wa pátápátá, ó rí i pé àwọn ọmọ náà wà lẹ́yìn òun, àwọn ọmọ tó sì jẹ́ pé bóyá wọ́n, wọ́n, wọ́n junior sí i ní bí ipélé bii mẹ́ta sìi. Àwọn ọmọ yìí wò pé tọ́ ọ̀gá wa, gbogbo bí ilé iṣẹ́ yìí ṣe ń lọ yìí kò dára tó. A fẹ́ jẹ́ kí a gbé àwọn ìmọ̀ tuntun, àwọn àṣà tuntun, àwọn ìṣe tuntun wá sí inú ọ́fíísì wa kí gbogbo ẹ̀ lè bá máa lọ bí ó ṣe yẹ kó lọ. Eléyìí bí ọ̀gá nínú, inú ọ̀gá ò dùn nítorí pé gbogbo ọ̀rọ̀ tí àwọn ènìyàn yìí ń sọ, bí wọ́n ṣe sọ́ lọ bí wọ́n ṣe sọ́ bọ̀ yóò mú owó níná dání. Ọ̀gá ò sì fẹ́ ihn tí yóò máa jẹ́ kí àwọn ènìyàn máa ń tọpinpin owó tí ń wọ inú àpò ọ́fíísì. Ó jẹ́ kí ọ̀gá bínú, ó sì dìde, ó dìde, ó fọ́nrán, ó ní "gbogbo yín, gbogbo ohun tí ẹ̀ ń ṣe lẹ́yìn ni mo mọ̀ ọ́. Ẹ sì má ṣe ẹ ṣẹ̀ gbé torí tí ẹ bá ṣe ẹ ṣẹ̀ gbé, ẹ fi owó ara yín fa wàhálà sí ara yín lọ́rùn-ún ni". Eléyìí jẹ́ ihn tí ọ̀gá sọ fún gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ tí wọ́n ń sọ pé ọ̀gá, a fẹ́ kí ìyí padà bá ilé iṣẹ́ yìí, a sì máa nílò owó púpọ̀ nínú owó tí ìjọba máa ń fún wa ní oṣooṣù. Ṣẹ́ wá rí i pé gbogbo eléyìí ni ó máa ń fa ìdààmú ní àwọn ọ́fíísì wa àga àga ibi tí kò bá ti sí òótọ́ tẹ́lẹ̀ àbí tí wọ́n ò fẹ́ kí èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ kí ó jáde síta. Nínú àwọn ọ̀gá tí a ní ní inú ilé iṣẹ́ wa, ìkan nínú wọn ó ti dé ipò tó yẹ kó ti dáa fún ní yàrá ńlá ńlá ọ̀tọ̀ tìtì rẹ̀. Nígbà nínú mítínì yìí náà ni ìkan nínú àwọn junior ló ti raise issue yìí pé ó yẹ kí ọ̀gá yìí kó yẹ kó ti move wá sí òkè. Àmọ́ ọ́ la í pé àwọn ọ̀gá méjèèjì tó kù tó wà lókè wọ́n ò fẹ́ kí àwọn tó wà lẹ́yìn kí wọ́n wá mọ ihn tí àwọn ń pín. Ojú wọn korò o. Wọ́n sọ pé à kẹ́ńì kankan máa raise unnecessary issue o. Yí pé kí ni ìtúmọ̀ gbogbo ohun tó ń sọ yìí tí àsìkò bá ti tó, àwọn ó lọ wá èèyàn wá láti ìta láti wá máa jókòó sí ọ́fíísì náà. Tó sì jẹ́ wípé ẹ lò mi wà ní igi mú oyún tó qualify láti wà níbẹ̀, ẹ̀kọ́ ẹ fẹ́ fi ẹni náà ṣe. Àmọ́ ìgbà tó yá, àwọn ọ̀gá padà gbàá, wọ́n padà fún ìyá ní kọ́kọ́rọ́ pé tọ́ kí ìyá lọ jókòó sí ọ́fíísì kó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ níbẹ̀. Àmọ́ o, wọ́n wá lọ ṣe mítínì ìdákọ́ ńkọ́ pẹ̀lú ìyá pé tọ́ gbogbo ohun tí àwọn bá ní kó rí, òun nìkan ni kó máa rí o. Gbogbo ohun tí àwọn bá sọ fún pé kó ṣe, òun nìkan ni kó máa ṣe. Eléyìí ò bu omi tútù sí ọkàn gbogbo àwa tó kù i pé àáà, báwo ni a ṣé lè máa ṣe ọ́fíísì báyìí? Báwo la ṣé lè máa ṣe, eh, eh, ọ́fíísì ìjọba báyìí tó jẹ́ pé àwọn kan nìkan náà kan fẹ́ máa jókòó ti gbogbo owó tí ó bá ń wọlé kó dà wọ́n ò ní, eh, à, ìròrí pé bí ìbẹ̀ ò ṣe di àgbéga. So èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò ń ṣe ìtọpinpin àwọn alábáṣepọ̀ mi rárá, rárá, rárá. Ihn tó bá wù ọ́, o lè máa ṣe, kò sí ihn tó kàn mí. Ihn tí ń bá pa èmi àti ẹ̀ pọ̀ nìkan náà ni màá dá sí i, ohun nìkan náà sì ni màá fi bá ẹ sin ní gbólóhùn pọ̀. Nítorí wípé mo ti mọ̀ pé ẹni tí ẹnìkalukú bá fẹ́ ti bò ó ní àṣírí, àṣírí náà ni mo gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ fún ẹni náà, mi ò ní bá a tú sí tàbí kí.

Ní ìgbà tí mo ti wọ inú ẹ̀rọ ìgbésókè kò pọ̀ rárá. Ẹ̀ẹ̀mẹ́ta péré náà ni mo ti wọ and ìgbà mẹ́tẹ̀ẹ̀ta kì í ṣe ibi tí mo ti mọ àwọn èèyàn púpọ̀ tí ó fi jẹ́ pé màá le mọ bá wọn sọ ọ̀rọ̀. Ní ìgbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ wọ̀ọ́, ìgbà yẹn mo lọ sí, mo lọ ṣe exam ní ẹ́ ilé-iṣẹ́ náà ni. Mo ti ṣe exam àkọ́kọ́, wọ́n wá ní n wá ṣe ẹlẹ́ẹ̀kejì. Wọ́n bá ní òkè téńté láti máa ṣe exam ẹlẹ́ẹ̀kejì, òkè yìí ó sì lọ sókè gan. Wọ́n bá ní a wọ inú ẹ̀rọ ìgbélẹ́wọ́, ẹ̀ ìgbéni sókè. Nígbà tí ẹ̀ dẹ̀ mọ̀ pé ẹ̀rọ ìgbéni sókè yìí kì í ṣe ẹ̀rọ tí ó jẹ́ ǹkan tí ó common bí mo ṣe fẹ́ wọ inú ẹ̀, mo rí pé à, ọ̀hìn, wàhálà yìí yóò pọ̀ fún ọmọ tálákà o. Mo sá wọlé pẹ̀lú àwọn èèyàn, bó ṣe ṣe mí fúyẹ́, ẹ̀ ikùn mi ṣe fúúú, ó fẹ́ ṣe bín bín pé kí n ṣubú bí pé òyi fẹ́ kọ́ mi, àmọ́ ítorí pé mi ò wọ̀ọ́ rí ni. Ẹ dẹ̀ mọ̀ pé dídúró ní inú ẹ̀ náà, máa ń ṣe bí ìgbà pé èèyàn wà ní orí bàálù ni. So, mo sá wà nínú ẹ̀ and ìròrí pé à, mo fẹ́ lọ ṣe exam, ìyẹn náà tún wà ní ara mi. Mi dẹ̀ tún wọ ẹ̀rọ ìgbéni sókè rí ní àsìkò ìgbà yẹn. So gbogbo tension yìí ló papọ̀ ní ara mi, kò tí ì jẹ́ kí n lè wo ẹ̀gbẹ́ gan. Kódà mi ò mọ ibi tí mò ń lọ tí ò bá ń ṣe pé ẹni tí ó wá mú wa ní ìsàlẹ̀ lọ sí òkè, mo lè ní mi ò tẹ kiní náà rí. Mo sá ṣe pé tọọ̀, ò dáa, kò sí wàhálà tí mo fi bọ́ síta, mi ò bá ẹni kankan sọ̀rọ̀ nínú rẹ̀. Ẹ̀ẹ̀kejì tí màá wọ òun ni ìgbà tí mo ṣe ìyàwó mi. Inú hòtẹ́ẹ̀lì tí a lò, ẹ́ ò ní ẹ̀rọ ìgbéni sí òkè. So ní ìgbà yẹn, wọn ò tí ì parí rẹ̀ ká tó ṣe ìyàwó, àmọ́ a sì wà ń bẹ̀ ta ń sinmi. Ó dà pé ijó ìyàwó wa gangan òun ni wọ́n launch ẹ̀. Ìgbà tí wọ́n sì launch ẹ̀ tán, wọ́n bá ní kí àwa tí a ṣẹ̀ ṣe ìyàwó tí a jẹ́ ọkọ àtí ìyàwó tuntun ká wá jẹ́ ẹni àkọ́kọ́ tí a kọ́kọ́ lò. Ni èmi àti ìyàwó mi la fi wọ inú rẹ̀ ní ọjọ́ náà. Lo fi gbé wa lọ sí òkè, wọ́n sì fi gbé wa wá sí ìsàlẹ̀. So láti ìgbà náà, èmi àti ìyàwó mi tí a bá ti lọ sí hòtẹ́ẹ̀lì náà la máa fi ń wọ, la máa ń wọ̀ lọ sí òkè a sì kí ń sọ ọ̀rọ̀ bí alára torí kò ń ṣe pé ibi òkè tó ga gogoro bí òkè kẹẹ̀ta náà ni sí ara wọn. So láàárín ìṣẹ́jú méjì síra wọn àti bọ́ sí ibi tí a ń lọ. Ẹ̀ẹ̀kéẹ̀ta tí màá lòó ẹ̀rọ ìgbéni sí òkè, nígbà náà ni mò ń ṣe ẹ́ ẹ̀kọ́ ìgboyè ẹlẹ́ẹ̀kejì, ìpele kejì. Tí ẹ̀yàn bá ti kọ́kọ́ parí yunifásítì tàn, èèyàn á tún lọ ṣe ẹ́ ẹ̀kọ́ oyè ẹlẹ́ẹ̀kejì yẹn, master's degree ni mo lọ fún nígbà yẹn. So ìkan nínu àwọn ẹgbọ́n mi tí ó jáde ní yunifásítì wa, ó wá ní pé òun ní àwọn ìṣòro kan pẹ̀lú certificate òun. So mo níìdí láti lọ sí senate building school wa láti lọ báa complain. So ní ọjọ́ náà, ìró pọ̀ ní orí staircase láti kọjá. Mo bá rí pé à, àwọn ẹni kan ni wọ́n ń bọ́ lẹ́bọ̀ yìí níbi ẹ̀rọ ìgbéni sókè yìí. Mo sá bá lọ dúró sí ẹnu ọ̀nà rẹ̀ pé tọọ̀ bóyá èmi náà lè dé ribi wọlé. Lẹ́nu kan dé bí ó ṣe ṣí nìyẹn, mo bá kó wọnú ẹ̀. Ìgbà tí màá fi dé òkè ló bá di pétọ̀. Ọ́fíìsì ọ̀gá pátápátá ilé ìwé wa ni ó lọ já mi sílòkè. Mo bá tún fi staircase padà wá sí ìsàlẹ̀. Ní ọjọ́ yìí náà, mi ò ní ẹni kankan tí mo lè bá rujọ ní inú ẹ̀. Ẹ̀mí nìkan náà ni mo mọ ara mi. Àwọn tó kún náà bóyá wọ́n ní ìṣòro kan tàbí méjì, ẹ sì mọ̀ pé oníkálukú pẹ̀lú ìṣòro títí ẹ pẹ̀lú ìrònú títí ẹ ni. So oníkálukú wa àti ẹ̀ wulẹ̀ ta síra wa. Kódà ní ìrọ́pà awujọ ra wa gan, a kàn wọlé, a tò sí inú rẹ̀, ó sì gbé wa lọ sókè fẹ́ bá ṣe dókè tí oníkálukú bọ́lẹ̀ oníkálukú túká lọ sí ọ̀nà ibi tí òun ń lọ. Ìgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí nìkan ni mo ti wọ ẹ̀rọ ìgbéni sí òkè tí kò sì tíì mú kí n lè rí ọjọ́ kankan. Àmọ́ mo ní ìròrí pé màá jáde pẹ̀lú ìyàwó mi àti ọmọ mi ní ọjọ́ kan tí àá lọ ṣe holiday papọ̀ ní ibi tí ẹ̀rọ ìgbéni sókè máa wà tí a sì lè bí ya photo, táa lè bí ṣe video, táa lè bí sọ̀rọ̀, táa lè bí ṣeré dáadáa. So èmi gẹ́gẹ́ bí ẹni kan o, mo ní ìgbàgbọ́ pé tọọ̀ láìpẹ́ láì jìnnà tí mo bá gba owó láti ọwọ́ silentio tán bá fún mi ní owó rọ̀gùrọ̀gú pẹ̀lú iṣẹ́ tí rọ̀gùrọ̀gú tí mò ń ṣe yìí, màá lè rí fi ṣe gbogbo ihun tí mo fẹ́ ṣe dáadáa tí ò sì ní sí wàhálà kankan ní ibẹ̀.

Epo rírà o jẹ́ ǹkan tó ṣe pàtàkì ní ayé ọkọ̀ tí à ń lò. Láti ìgbà tí mo ti ń lo ọkọ̀ ni mo ti máa ń ra epo ní gbogbo ìgbà tí mi sì kì í jẹ́ kí epo kó jẹ́ ní ìyà ní ìgbà kọ̀ọ̀kan. Àmọ́ ó ṣe é mọ̀ pé orílè-èdè Nàìjíríà tí a wà yìí epo wọ́n púpọ̀ a máa ń gin epo lò ni. Àmọ́ ohun tí a fi kọ́ mi nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń wa ọkọ̀ ni pé kí n mọ̀ ọ́ rí ní àrídájú pé ọkọ̀ mi kò tàn na kí n tó ra epo mii sì. Nítorí pé tí epo bá ti ń tàn na, ó ti ní ìlò epo nìyẹn. Ó sì jẹ́ wipé boya bi five liters ló kù ló fà tí ó fi ń tàn án. Eléyìí jẹ́ ẹ̀kọ́ tí wọ́n ti kọ́ mi nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ ra ọkọ̀. Bàbá mi náà sì jẹ́ kó yé mi pé ẹni tí ò bá ti tó ọkọ̀ rà ni mọ ń dúró kí epo tán nínú ọkọ̀ kó tó ra epo mii sì. Èmi sì ni mo jẹ́ ọmọdé tó ní ìgbéraga díẹ̀. Tún ìgbà náà mo sì jẹ́ kó yé ra mi pé mi ò ní jẹ́ kí ọkọ̀ mi kó já ní ẹnu epo kí epo má ba à lè já ní ẹnu ọkọ̀ kí ọkọ̀ mi náà kó lè bá ṣe dáadáa ní ojú òpópónà. So láti ìgbà tí mo ti ń lo ọkọ̀ ni mo ti máa ń rí pé mo ra epo díẹ̀ díẹ̀ sí i. Kódà bó jẹ́ ó ní five thousand àbí six thousand, màá ṣàrí pé mo ra epo sí i kí epo má ba à paná mọ́ ní ẹnu. So fún ìdí èyí, gbogbo ìgbà ni mo máa ń ra epo sí ọkọ̀. Ó lè jẹ́ ẹ̀ẹ̀kan, ó lè jẹ́ èèmejì ní ọ̀sẹ̀. Àmọ́ màá rí ní àrídájú pé mo ṣàá ra epo sí i torí lílọ bíbọ̀ mi lọ sí ilé ìwé àti bíbọ̀ wá sí ẹnu iṣẹ́ mi. Ní ìgbà tí mo wà ní kékeré, mo ní ìrírí ìkan nnu àwọn alábàágbé wa tí ó ra ọkọ̀ tí ṣà ní, ó sì ń tì sì ní ilé ìwé secondary school. Kódà ilé ìwé secondary school tó ti ń kọ́ yàn, ó jìnnà díẹ̀ àmọ́ kò jìnnà sí ilé ìwé tí èmi náà lọ. Torí nígbà tí ó padà ya, ó padà takosọ́ kúrò ní ilé ìwé tó ti ń kọ́ àwọn ọmọ. Nígbà yen ó padà takosọ́ wá sí ilé ìwé títí tí èmi wà. Mo sì rí ní ìrí pé gbogbo ojoojúmọ́ tó bá ti ń lọ sí ilé ìwé ló máa ń ya ilé epo láti fi ra epo tí ó sì dá ìgbà tó yá tí ò lè maintain ọkọ̀ yìí mọ́. Ó sọ ọ́ di ọkọ̀ tó máa fi ń kó èrò tí ó bá ti close ní ilé ìwé, yóò gba ojú títí lọ, yóò lọ kó èrò. Ó sì máa ń ṣe iṣẹ́ eleyi títí di alẹ́ tó bá tún dáa lẹ́ tó bá tún di àárọ̀ ọjọ́ kejì yóò tún gba ilé ìwé lọ láti lọ fi ṣe iṣẹ́. Báyìí ni ó ṣe ń lo ọkọ̀ yìí títí, títí, títí, títí tí ó fi padà wá tà. Àwọn ìwà báyìí kò dá nítorí pé àwọn tó bá ti ń ṣe iṣẹ́ ifàyàwọ́, tan bá ti ń wa ọkọ̀ káàkiri ìlú wọ́n kì í mọ bí a ti ṣe ń lo ọkọ̀ bí alára. Wọ́n kàn máa ń lo ọkọ̀ bí ẹni fẹ́ ba ọkọ̀ jẹ́ ni. Èmi gẹ́gẹ́ bí ẹni kan mi ò ní ìfẹ́ sí pé kí èèyàn kan máa lo ọkọ̀ bí ó ṣe wùú. Mo máa ń fẹ́ kí èèyàn lo ọkọ̀ pẹ̀lú orí pípé, pẹ̀lú ìwà gidi, pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀, pẹ̀lú, eh, ìwà tó tutù. So lílo ọkọ̀ o gbọdọ̀ jẹ́ ǹkan tí èèyàn ń ṣe ní ìṣe yi pé tọ. Mo ní rí, mo gbọdọ̀, mo ni rí rírì rẹ̀ oò, mo sì gbọdọ̀ lo ẹ́ dáadáa, mo sì gbọdọ̀ tọ́jú rẹ̀. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ti ní ìlò pé owó tí mo bá rí nínú iṣẹ́ yìí ni màá fi ra táyà mi sí ọkọ̀ mi, màá sì ṣe tún ìwé ọkọ̀ mi ṣe. Láti ọdún yìí, ẹ̀kan péré ni mo sì ṣe ìwé ọkọ̀ mi tun. Léèní òun, ìwé ọkọ̀ mi rí mo wá ní to. Nísìnyí báyìí mo gbọdọ̀ tún ìwé ọkọ̀ mi ṣe nítorí pé kò da kí n má ṣe nítorí ìjọba náà ni ó ń ṣe ọ̀nà fún wa ká fi mọ́ rin. Tà bá wá ṣe ìwé ọkọ̀, báwo ni wọ́n ó ṣe ṣe ọ̀nà? So gbogbo ǹkan ni mo ṣàrí pé mo ṣà ń ṣe ní àṣẹ tí ó yẹ kí n ṣe. Mo ṣà ń jẹun, mo ń mu omi, mo ń ṣe gbogbo ohun tó ṣe dáadáa. So kí ló wa dé tí mi ò fi ní ra epo sí ọkọ̀ mi? So fún ìdí èyí, mo ti pinnu nínú ọkàn ara mi pé màá ma rí ní àrídájú pé mo ra epo sí ọkọ̀ mi bó jẹ́ emeejì, bó jẹ́ emẹ́ta, bó jẹ́ emẹ́rin, bó jẹ́ emárùn-ún ní oṣù ni. Àbí kí n kùn ra full tank lẹ́ẹ̀kan náà boya forty thousand náà ń tà. Tí bá ti ra full tank si yóò gbé mi ó ti ẹ̀wá kéré jù bí ọ̀sẹ̀ mẹ́ta. So ijọ́ kan àbí ọ̀sẹ̀ kan tó bá kù, màá kàn ra epo díẹ̀ láti fi manage ẹ̀ títí tí ọ̀sẹ̀ yẹn ó fi parí. So eléyìí jẹ́ ǹkan tí mo máa ń ṣe tí kì í jẹ́ kí wàhala ró mi ní ọrùn. Àti pé ìyàwó mi náà ló tún máa ń lo ọkọ̀ mi jù ní àsìkò tí a wà yìí. Èmi kì í fi bẹ́ẹ̀ gbé ọkọ̀ mi jáde nítorí gbogbo wàhálà yìí.

Ìgbà tí ẹ̀dá mó ń fọ ọwọ́, ó ní kò níye nítorí pé fífọ ọwọ́ jẹ́ ǹkan tí a máa ń ṣe especially àwa Mùsùlùmí. Ìdí, ìdí tí mo fi sọ pé kò níye ni pé ní àárọ̀ kùtùkùtù tí mo bá jí ni màá ti jí lọ sí mọ́ṣáláṣí láti lọ fọ ara mi mọ́, ni ọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú gbogbo ohun tí mo sùn mọ́jú. Ǹkan àkọ́kọ́ ta máa ń kọ́kọ́ ṣe ni pé ká fọ ọwọ́ wa táa bá ti fẹ́ ṣe àlùàlá. Ni ọwọ́ agogo márùn-ún àárọ̀ ni mo ti máa ń dé mọ́ṣáláṣí tí màá kọ́kọ́ tún mọ́ṣáláṣí ṣe. Tí n bàá ti tún ṣe tán, màá gbálẹ̀, màá tẹ ẹnì, màá sì pe ìrun àkọ́kọ́. Tí n bàá pe ìrun àkọ́kọ́ tán, màá wá ṣe àlùàlá, màá bọ́ sínú mọ́ṣáláṣí, màá yàn fìlà mi. Tí n baá sì ti yàn nafìlà aláàkọ́kọ́ tán, màá tún bọ́ síta, màá pe ìrun ẹ̀ẹ́lé kejì. Tí n baá pe ìrun ẹ̀ẹ́lé kejì tán, màá dúró kí ìmáàmù dé, màá sì kí ìrun fún wa. Tí n bàá tún padà sí ilé pé mo ṣe exercise tán torí tí n bàá ti padà sílé láti mọ́ṣáláṣí, next thing tí mo máa ń ṣe ni pé kí n ṣe exercise. Tí n bàá dẹ̀ ti ṣe exercise yìí, màá rí láàrí dájú wípé mo fọ ọwọ́ mi dáadáa kí n tó bọ́ sí inú kitchen láti tún bẹ̀rẹ̀ sí ní da iná tí màá fi, tí màá jẹ́ kí n tó lọ sí ibi iṣẹ́ ní àárọ̀ ọjọ́ yẹn. So, aiye móye ìgbà ní ìgbà ẹ̀dá ni èèyàn máa ń fọwọ́. Kódà tí ń bá tún kúrò ní inú kitchen yẹn tán pé mo fẹ́ lọ wẹ̀, màá tún fọ ọwọ́ mi ní inú kitchen kí n tó jáde nítorí ata àti epo àti gbogbo ẹ̀ tí a ti tọwọ́ bọ̀ ní inú kitchen. Gbogbo ìgbà táa bá dẹ̀ ń tọwọ́ bọ ǹkan, bóyá a fi iyọ̀ sí i ni, ọwọ́ la fi bù àbí a lọ ǹkan ni àbí a ṣe ǹkan kan pẹ̀lú ọwọ́ ni gbogbo ẹ̀ náà ni à tún fọ ọwọ́ wa nígbà tí a bá ṣe é tán. Ìdí èyí ló jẹ́ kí n sọ wípé kò sí iye ìgbà tí èèyàn ò lé ká iye ìgbà tí òun ń fọ ọwọ́ ní ojúmọ́. Tí ń bá tún kúrò ní ilé pé mò ń lọ, mo dé ibi iṣẹ́, mo tún ṣiṣẹ́ bí a mo fi kọ ẹ káàbó kan bá tún ti lò, a tún bọ́ sí mọ́ṣáláṣí wa, àá ṣe àlùàlá, a tún fọ ọwọ́. Kódà ká bá fẹ́ lọ tọ̀ ní gbogbo ìgbà táa bá ń tọ̀ ní ibi ẹnu iṣẹ́, gbogbo ẹ̀ náà ni à tún tún ọwọ́ wa fọ̀. Ki o mọ, mi ò lè sọ pé iye ìgbà báyìí ni ẹ̀dá gbọdọ̀ fọ ọwọ́ àbí iye báyìí ni ẹ̀, ẹ̀dá ń fọ ọwọ́ ní ojoojúmọ́. Àmọ́ dé hin tí mo lè sọ ni pé, táa bá ní ká wò ṣúù wípé iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi ní ojúmọ́, ó ti ẹ̀ wá ṣe oo, mi ò lè ṣe rárá. Màá ní ó yóò tó twenty times, ó ti ẹ̀ wá kéré jù níyẹn torí pé ìrun tó ṣe ọ̀ranyan, ìyẹn a fọ ọwọ́ ní ẹ̀maarun ìyẹn dúró. Táa bá ń dáná, ó ti ẹ̀ wá kéré jù pé a ń dáná àárọ̀, a fọ ọwọ́ ní ẹ̀ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀, ó ti ẹ̀ wá kéré jù níyẹn. Tí a bá tún dáná alẹ́ náà, a tún fọ ọwọ́, ó ti ẹ̀ wá kéré jù bí ẹ̀ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ torí a fọwọ́ bo ìyà, a fọwọ́ gbépo, a fọwọ́ gbáta. Die ní èyí tí mo ti ṣì kalẹ̀ yìí nísìnyí, ó ti kọjá ìgbà mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ká tó máa wa sọ pé a ń tọ̀, à, à n yagbẹ̀, à ń ṣe oríṣìíríṣìí ǹkan mi ní ojoojúmọ́. Ó ti ẹ̀ tún wá jẹ́ pé àwa taa tún máa ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn tó jẹ́ pé gbogbo ìgbà la máa ń fọwọ́ kan oògùn, la máa ń fọwọ́ kan syringe, la máa ń fọwọ́ yọ oríṣìíríṣìí kúrò ní ara aláìsàn tó jẹ́ pé gbogbo ìgbà táa bá dẹ̀ ti ṣe eleyi ni a máa ń fọ ọwọ́ wa ná. So èmi e ṣe èèyàn tí kì í fọ ọwọ́ ní gbogbo ìgbà torí gbogbo ìgbà ni mo máa ń fọwọ́ kan èèyàn tí mo sì máa ń rí pé a rí dájú pé mo fọ ọwọ́ mi tónítóní láti lè bá a mọ kó àìsàn kankan láti ibẹ̀. Ìdí tí mo lè fi máa ń fọ ọwọ́ mi gbogbo ìgbà ò jú pé mo fẹ́ ìmọ́tótó fún ara mi àti ẹ̀mí mi lọ. Ẹ̀yin ọmọ Yorùbá tókù ẹ lè là mí ní ọ̀yẹ nípa àwọn ǹkan tí àwọn èèyàn máa ń ṣe lá, nígbà tí wọ́n bá ń fọ ọwọ́. Àmọ́ dé, mo mọ̀ pé gbogbo ìwà ọmọ ẹ̀dá lẹ́yìn tó bá jẹ́ bóyá bí mẹkáníìkì lalẹ̀ sọ pé tọ̀, ìgbà fífọ ọwọ́ rẹ ní ojúmọ́ lè máa ń pọ̀ púpọ̀ nítorí pé gbogbo ìgbà lẹ́ máa ń tọwọ́ bọ inú ẹ́ńjíìnì, lẹ́ máa ń tọwọ́ bọ inú ǹkan tó ti dọ̀tí. Àwọn ǹkan tí wọ́n fi ń ṣiṣẹ́ títí wọ́n idọ̀tí ni àbí àwọn tó bá ń sa ilẹ̀ ní ojú pópó àbí àwọn tó ń ṣe iṣẹ́ ìdọ̀tí àwọn yẹn, wọ́n mọ̀ pé tọ̀ ìdọ̀tí ni iṣẹ́ táwọn ń ṣe, so kí wọ́n tó lè fọ ọwọ́ wọn yóò di bóyá wọ́n fẹ́ jẹun, bóyá wọ́n fẹ́ kírun àbí bóyá wọ́n fẹ́ bọ èèyàn tó ní agbára lọ́wọ́. Ìgbà yẹn nìkan dé ni wọ́n lè ní pé tọ̀ àwọn fọ ọwọ́ táwọn. Àmọ́ àwa tó jẹ́ pé ibi ìmọ́tótó la gbọdọ̀ wà ní gbogbo ìgbà, gbogbo táa baá bọ́ ẹ̀yin lọ́wọ́, táa báa ṣe ǹkan, bá lọ wájú, báa bá lọ sẹ́yìn, omi táa fi fọwọ́ gan ti wà nílẹ̀ pé wọ́n dẹ̀ ti pọn ní dandan fún wa pé a gbọdọ̀ fọwọ́. Kì í ṣe pé wọ́n ò pọn dandan gan. Dandan ni pé ká fọwọ́ nítorí pé a mọ̀ pé ibi táa ti ń bọ̀ ibi ìdọ̀tí ni, a dẹ̀ gbọdọ̀ rí i pé a fọ ọwọ́ wa kó mọ́ tónítóní. Òhun ni yóò fi jẹ́ kí àlàáfíà kii ó jọba sí ara àwa àti àwọn èèyàn táwọn bọ̀.

Gbogbo ìgbà ni mo máa ń tẹ́mọ́ àwọn àgbààgbà ọ̀dọ̀ wa ní etí wipé oúnjẹ alẹ́ ó jẹ́ oúnjẹ tí èèyàn gbọdọ̀ mú ní ọ̀kúkúndùn nítorí wipé òun ni oúnjẹ ìgbẹ̀yìn tí èèyàn ó fi lọ sùn, tí èèyàn ó fi ṣe igi ìgbàgbé rọrí. Ó di ìgbà tí Ọlọ́run bá tún tàwájí sí ilé ayé, ká tó mọ̀ pé tọ́ a tún ti jí ni ení ni ká tún continue. Ẹ̀lòmí sì ni yiò sùn láti ago mẹ́jọ alẹ́ títí di bí ago mẹ́fà àárọ̀. Meaning that wákàtí mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ni náà ló ti fi rọ́ lò foríro igi ìgbàgbé lọ. Gbogbo eleyìí, gbogbo àsìkò yìí kì í sì ṣe pé bóyá gbogbo àwọn ẹ̀dọ̀ àti àwọn ẹ̀yà ara tó kù o ṣiṣẹ́, oúnjẹ tí èèyàn bá jẹ ní alẹ́ náà ni wọ́n fi ń ṣe iṣẹ́. Púpọ̀ lọ́pọ̀ ìgbà ni àwọn èèyàn ó mọ̀ complain fún wa pé tọ́ àwọn ò rí oorun sùn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn ò bá rí oorun sùn, kì í ṣe pé nítorí pé bóyá wọ́n ti stress ara wọn jù àbí bóyá wọ́n ronú àbí oríṣiríṣi nǹkan mí ò le máa ṣẹlẹ̀ sí wọn rárá o. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà púpọ̀ nu àwọn èèyàn wọn ò jẹ oúnjẹ gidi sùn ni. Àwọn kòkoró inú wọn náà wọ́n ń dà wọ́n láàmú pé tọ́ ọ̀rẹ́ mi bá ni wá oúnjẹ mi, èébì ti ń pa mí. Ókàn dá lé irú èmi tó yẹ pé ní alẹ́ àná mo ti jẹun láti bí ago mẹ́fà àbọ̀. Ní ìgbà tí mo jẹun tán, mo dẹ̀ mú orí lé orí tí mo ti mọ̀ ni mo sùn. Láti ibi àbí twelve thirty ni mo ti jí tí mo ti ń ṣiṣẹ́ yìí. Ìgbà tó máa fi di ibi ago márùn-ún, ago mẹ́fà àárọ̀, ara ti ń ni mí, èébì ti ń pa mí nítorí pé oúnjẹ alẹ́ mi ó ti yá jù bí mo ṣe máa ń jẹ tẹ́lẹ̀ lọ. So gbogbo àwọn ìdí èyí ló fi jẹ́ pé èmi o, oúnjẹ alẹ́ mi mo máa ń mú ní ọ̀kúkúndùn, mo sì máa ń jẹ ẹ́ ní bóyá bí àgógò mẹ́ẹ̀sán àbí àgógò mẹ́jọ. Ó dá lé lórí ìgbà tí ìyàwó mi bá tó dáná tán fún mi. Èmi ò ní àkókò kankan, àmọ́ mo sá mọ̀ pé ì ń jẹun kí n tó sùn, ìyẹn ni ó ṣe kókó jù fún mi kí n rí nǹkan tí í bọ́ ẹnu. Mo ní àwọn àgbàlagbà púpọ̀ lọ́dọ̀ tó jẹ́ pé wọ́n sì ní pé àwọn ò ní mọ̀ jẹun. Tí àsìkò bá ti kọjá bí ago mẹ́fà àbọ̀, wọ́n ò ní jẹ oúnjẹ alẹ́ mọ́ ní ọjọ́ yẹn. Irú àgbàlagbà bẹ́ẹ̀ òun ni mummy olórí wa. Mummy olórí e jẹun tí ago bá ti ń wọ̀ ago méje. Ìdí ni pé wọ́n ní pé àlàáfíà ara àwọn ò lè gbà á mọ́ ká wọ́n máa jẹ oúnjẹ alẹ́ púpọ̀ jù. Èmi sì níyii ọ̀dọ́ ni mi àlàáfíà ara tèmi sì le dáadáa. So gbogbo ìgbà tí wọ́n bá ti dáná tí wọ́n ò bá dá títí wọ́n mona àbí wọ́n dáná tó jẹ́ pé ó ṣẹ́ kù títi wọn kú ńlẹ̀ tó sì jẹ́ pé wọn lè jẹ oúnjẹ á mọ́, èmi ó dàá pó mo ti tèmi tí èmi ó sì jẹ́. So kọ́ ọlọ́run yẹn kó ṣe ọ̀pọ̀lọpọ̀ àánú fún gbogbo wa ni ká rí bá ti ṣe ká roná gbegba kárí nǹkan rere ká rí ṣe ní ilé ayé. Oúnjẹ alẹ́ jẹ́ oúnjẹ tí ó pọn dandan kó dà. Ìjọ́ tí ọmọ mi bá sùn tó jẹ́ pé bóyá àti serve oúnjẹ alẹ́ tán kó tó sùn àbí bóyá ó bó n ṣe ń dé láti school ló ti sùn títí tí mọ̀mọ́ rẹ̀ fi dáná tán. Mo máa ń rí ní àríí dájú pé mọ̀mọ́ rẹ̀ ṣẹ́kù oúnjẹ kalẹ̀ fún un nítorí pé kò sí bó ṣe fẹ́ rí yiò jí láti fẹ́ jẹun nítorí èébì ó mọ̀ ọ́ pa láìdí láì ọlá pé kò tí ò rí oúnjẹ kankan jẹ síi ni. Ó sì lè jí kó di pé yiò mọ̀ sùn ẹ̀kún ni. Gbogbo ẹ̀kọ́ yìí náà ni mo ti ń gbìyànjú láti fi ṣi ara mọ̀mọ́ rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọmọ tó bá ti jẹ́ pé ó máa ń ṣeré, ó máa ń bá àwọn èèyàn ṣeré ní gbogbo ìgbà tí èébì bá ti ń tó bá tẹ́ èébì bá ti ń pa tí ò tí lè sọ pé tọ́ èébì ló ń pa mí o. Yóò mọ̀ kanra ni, yóò mọ̀ sunkún ni, yóò mọ̀ yiramọ́lẹ̀. Àmọ́ òbí tó bá ti mọ̀ pé tọ́ àwọn sign niyìí, sign wí pé èébì ń pa ọmọ ni kò ní ní lára láti tètè mọ̀ pé à je n wá nǹkan fún ọmọ mi jẹ. So oúnjẹ alẹ́ mi mo máa ń mọ́nítọ̀ ẹ̀ dáadáa. Mo dẹ̀ máa ń like kó jẹ́ pé bóyá bí òkèlè ni mo jẹ. Ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èébì máa ń pa mí ní àárọ̀ kùtùkùtù àbí lóru. Àmọ́ tí mo bá ti jẹ oúnjẹ gidi tó jẹ́ pé bóyá mo ṣe ń dìde láti inú toilet ni mo rí pé à mo ti jẹ oúnjẹ tí ó pọ̀ ní alẹ́ yìí. Kò sí bó ṣe fẹ́ rí tí ń bá máa jí láàárọ̀ ọjọ́ kejì bí ara mi ó ṣe fúyẹ́ sí gan ni màá ma wá. Kò ní ṣe mí bí ìgbà pé kí ń tètè jẹun torí èyí tí mo jẹ lálẹ́ àná gan kò tíì digest tó ká tó máa sọ pé mo ti fẹ́ kó ìmi náà sí i. So bí mo ṣe máa ń ṣe nǹkan mi nìyẹn mo máa ń rí pé tọ́ ní alẹ́ ò mo jẹ bí àbí sẹ̀mọ́, ẹ̀bà àbí àmàlà. Àwọn eleyìí wọ́n máa ń dúró sínú sẹ̀mọ́ ní tí ti ẹ ki dúró pẹ́ nù bí ẹ̀bà àti àmàlà àmọ́ kò sí iyi tí.

Ètò tẹlifísàn tí mo máa ń wò ó jẹ́ àwọn ètò tó jẹ́ àwọn ètò adẹrin pòṣónu, àwọn ètò tí ó dọ̀wọ̀kẹ́ nítorí pé nǹkan ìyọkàn tí ó máa ń sábà mú mi wò tẹlifísàn nu un. Àfí tó bá jẹ́ pé bóyá mo fẹ́ wò bọ́ọ̀lù ní orí tẹlifísàn nìkan ni ó tún kù. Èmi ò ní oríṣiríṣi mọ tí mo máa ń wò torí láti tí a wa ní kékeré tí a ti máa ń wò bí àwọn eré gbogbo nise bí papa ajasco, bí binta and friends, bí this life, bí oríṣiríṣi fuji house of commotion. A rí pé gbogbo àwọn ọmọ isiń wọ́n níìfẹ́ sí gbogbo ǹkan báhun kó dà. Mi rò pé àwọn tí wọ́n ń ṣe gan an wọ́n ṣe irú àwọn eré bahun mọ́. So ìgbà tí ó dẹ̀ tí sí àwọn nǹkan bahun tí eeyan le máa tẹ̀lẹ̀ mọ́ ní orí tẹlifísàn, oun lè mi ti jáwọ́ nínú pé kí ń mọ wò tẹlifísàn torí gbogbo ayé nísinsìn owó là ń wá. Tí àwọn èèyàn bá ń kọ ǹkan sí orí ayélujára tí ó bá funny sí àwọn ẹlòmíi, ibẹ̀ náà ni owó wà. So èmi náà gẹ́gẹ́ bí ẹnikan mo ti wá pinu pé a tọ́, n rí i pé èmi náà bẹ̀rẹ̀ sí ń kọ nǹkan sí orí ayélujára torí owó tó wà n bẹ́ẹ̀ kì í ṣe owó kékeré, owó rọgurọgu ni àwọn èèyàn sì ń rí owó. Àná ni X ló san owó fún àwọn tí wọ́n jẹ́ creator ní orí page lórí X wọn. Ó sì san owó rọgurọgu fún gbogbo wọn tó jẹ́ pé kó dà wọ́n fi ń lá gbogbo àwa tókù ní ojú ni. So, ẹ́, èmi ò fi bẹ́ẹ̀ rí ààyè kankan tí mo lè fún tẹlifísàn torí pé kò san owó fún mi. Ìdí kan pàtàkì tí mo fi máa ń wò tẹlifísàn kò ju wípé bóyá tí a bá ń gba bọ́ọ̀lù, ẹ à, mo fẹ́ wò bọ́ọ̀lù, ẹ́hẹ́n. Àbí tó bá wá jẹ́ pé tọ bóyá àwọn ètò tí mo máa ń wò nígbà tí mo wà ní kékeré tó jẹ́ àwọn ètò akọ́nilọ́gbọ́n bóyá tán bá wá gbé gbogbo wọn wádà wá. Àwọn ètò burúkú ni wọ́n ń ṣe ní orí tẹlifísàn nísin bí i àwọn kan mọ́ láwọn ṣe Big Brother Naijiria àwọn nǹkan tí kò kọ́nilọ́gbọ́n tí ò kọ́ni looye kankan ju pé kí ǹkan mọ wò ìwo kúrò lọ lọ́sàn-án gan gan àwọn tó pọ̀ jù ní orí tẹlifísàn ni. Àwọn ọmọ wa isin dẹ ni won i wo nnkankan ju cartoon lọ ni nǹkan tó maa ń jẹ kan wò tẹlifíṣàn gan ju, iyẹn gan dẹ ní i tó bá jẹ pé orí tẹlifísàn lẹ ti play ẹ gan ni ó jẹ kan wò tẹlifíṣàn. Púpọ̀ nínú àwọn ọmọ yìí ni wọ́n ti ń lo táàbù àti fóònù láti máa fi wò gbogbo àwọn cartoon wọn yìí. So kò jẹ́ kí tẹlifísàn fẹ́ wúlò púpọ̀ mọ́ ní àdúgbò wa ju pé bóyá tí èèyàn bá ní àlejò èèyàn wá fẹ́ fi ṣe àlejò pé tọ̀. Àlejò wà nílé ò ká tán nǹkan kan kí wọ́n mọ ri wo kan fi le jókòó dè wá bí a ká fi dáná tán àbí bóyá táa bá fi ń rojó àbí bóyá à ń ṣe ǹkan nínú ilé kí wọ́n lè bá a fi jókòó dè wá kó lè bá a mọ kí nǹkan kan ni. Òun ni àwọn èèyàn-- là fi máa ń tan tẹlifísàn ní ìsìn yìí. Èmi gẹ́gẹ́ bí ọmọlúàbí ọmọ Nàìjíríà rere mi ò kí ń sábà wò tẹlifísàn mọ́. Àmọ́ nísinsìnyí mo rí pé àwọn DSTV tó jẹ́ pé àwọn ni wọ́n ń provide service tí à á mọ̀ ń wò nínú tẹlifísàn mo rí pé wọ́n ti ní wípé àwọn fẹ́ gbé oríṣiríṣi packages jáde fún àwọn èèyàn so that a máa lè máa pín subscription wa lò. Bóyá eléyìí yóò wá jẹ́ kí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí wiwò tẹlifísàn padà torí pé owó táa fi ń wò tẹlifísàn gan-an ó ti pọ̀ ju kì í ṣe ohun tí èèyàn kan lè da àyà de ní oṣooṣù tí eyan ò bá ní àgbokanlé àbí àfeyàn tì tì ó ní agbára. Gbogbo èyí ló kún ntí ó jẹ́ kì n mọ wò tẹlifísàn rárá torí nísinsìnyí bi mo bá ní kí n subscribe DSTV mi ò ní yára máa máa ní tó bí àbí twelve sí fifteen thousand naira. Ni ǹkan tí ko sì ní mú epini owó jáde. Tó jepe àkókò mi náà ni yio tún gbà. Báwo ni màá ṣe wá ná adúru owó yẹn tó jẹ́ pe mo kàn fẹ́ jókòó ni mí dẹ̀ tíì ní ọmọ tó ti dàgbà tó kó mọ wò tẹlifísàn ni gbogbogbà. Gbogbo ohun tó dẹ̀ fẹ́ wò ní orí tẹlifísàn náà ló dẹ̀ tún ti wà ní orí íńtánẹ́ẹ̀tì. Mo dẹ̀ ti ṣe íńtánẹ́ẹ̀tì olówó rọ̀gùrọ̀gù sílé. Pé tọ̀ gbogbo ìgbà àbí gbogbo ìgbà táa bá fẹ́ ṣe ǹkan kan àbí táa bá fẹ́ lo íńtánẹ́ẹ̀tì ni a mọ̀ ló bó bá ṣe wò wá. So kò, kò fi bẹ́ẹ̀ gbó kó dà gbogbo ǹkan tí mo fẹ́ ṣe lórí tẹlifísàn táa bá fẹ́ wò òun náà là lè tún wò ní orí íńtánẹ́ẹ̀tì tí a kọ̀nẹ́ẹ̀tì tẹlifísàn wa mọ́ íńtánẹ́ẹ̀tì táa a sì download ẹ a sì wò. So kò ní jẹ́ kí a máa san owó ẹ̀ẹ̀mejì pétọ̀, a san owó DSTV a tún máa fẹ́ san owó íńtánẹ́ẹ̀tì lọ́tọ̀. Níbo náà ni owó náà wà bí i bo là fi ru ìnáwó bá òun sí táa fi máa ṣe ìnáwó tí kò ní calculation.

Rárá o, mi ò lé èèyàn kankan kúrò ní ibi iṣẹ́ rí. Ó ti ẹ̀ jẹ́ pé mo ti ní oríṣiríṣi ìdí tó fi jẹ́ kí n lé àwọn ẹlòmíì kúrò ní ẹnu iṣẹ́ wọn, àmọ́ mo máa ń wò ó pé tọ̀ọ. Ni orílẹ̀-èdè tí àwa wà yìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ń wáṣẹ́ tí ọ̀ tíì rí. So àwọn ẹlòmíì tí wọ́n bá tún wá rí tí wọ́n ń ṣe fàlàfàlà ní ìdí ibi iṣẹ́. Ìdí tí ó jẹ́ kí mo fẹ́ lé ẹnikan kúrò ní ibi iṣẹ́ ní ìgbà kan, ìgbà wo ti ṣe díẹ̀, ó ti tó bí ọdún márùn-ún sí ìsìn. Kò jù wípé ẹni náà ó fi, ó ń gba owó ní ẹnu iṣẹ́. Láàbù ni ó ti ń ṣiṣẹ́. So ó wá ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà ní láàbù yẹn. Ó máa ń gba owó tí ò ní dápadà sí àpò ìjọba. Niwọ́n bá ni pé kí wọ́n kó gbogbo receipt tí àwọn èèyàn fi ń san owó wá fún, kó dà kalẹ̀ ni kò bá rí receipt kó. Orúkọ àwọn èèyàn sì pọ̀ tí ó lọ jáǹtì rẹ̀rẹ tí ó ti gbowó lọ́wọ́ wọn lábape pè tọ́ọ. Sáláyé báwo ni kín lẹfẹ́ jẹ ká ṣe báyìí? Owó tó ti gbà ti pọ̀. Tó bá ní a ká ṣàánú òun náàni, òun sẹ fẹ́ ìyàwó kejì ni, ìyàwó méjì loún ni, kínikan kínikan. Gbogbo eléyìí la wà rò pọ̀ pé tọ̀ọ. Àh! Nígbà tí ó bá jílàárọ̀ tó bá kọrin, "Ìṣẹ́ yá, ìṣẹ́ yá, ọmọ ògùn, ìṣẹ́ yá. Eléèdúmáre ìṣe máa yá o. Èéh, ìṣẹ́ yá. Ọmọ rere kì í ṣáṣẹ́, ọmọ ògùn kì í ṣọlẹ. Ẹbẹ̀rẹ̀ ẹ gbẹru o. Ọlọ́run n bẹ̀ ẹ́ fún wa. Ẹtẹra mọ́ṣẹ́ o. Ìṣẹ́ yá, ọmọ ògùn, ìṣẹ́ yá." Nígbà tí a bá sọ wípé pé tọ̀ọ, ìṣẹ́ ti yá pé o kúrò nílé. Olè lọ wá mo ń fijà, o fi ń jà ìjọba. So mo rí oríṣìíríṣìí report nígbà yẹn tó fi yẹ kí a fi lé ẹniyẹn. Kódà mọgaji ilé wọn wá láti wá bẹ̀bẹ pé tọọ̀. "Ẹ ṣàánú ọmọ wa ni, ẹ ṣe kínikan, ẹ ṣe kínikan." Nígbà yẹn a ṣà wàwò pé tọ̀ọ kín lá á ṣe torí tí a bá ní kí ó fi iṣẹ́ lẹ̀, ó yóò dá ìyàwó méjì lẹ̀. Àwọn eléyìí náà yóò sì tún kún àwọn wàhálà táa tún ní ìgboro báyìí. Ó ń gangan fúnra rẹ̀ náà, kò ní dúró lójú kan, yóò mọ fẹ́ ṣe iṣẹ́ burúkú láti fi feed ilé rẹ̀ ni. So opportunity tí mo ní nígbà yẹn ni ìyẹn pé tọ̀. Mo lè fi lé èèyàn lọ àmọ́ mo tẹ́dà, mo pẹ́dà ẹ̀ díẹ̀ nítorí ọ̀gá wa dúró ń dúró pé, "Dandan, dandan ó gbọdọ̀ lọ ni." Àmọ́ mo wá sọ fún pé, "No, mi ò ní jẹ́ kó lọ. A á di, a á bá ọ̀gá wa sọ ni pé tọ̀. A lè lé ẹni yìí lọ ò ní torí pé ó jẹ́ èèyàn tó mọ iṣẹ́. Bó tiẹ jẹ́ pé ó ti ṣe àṣìṣe rí àmọ́ kò n ṣe pé àṣìṣe náà ni. T èèyàn kan bá ti ṣe àṣìṣe, èèyàn gbọdọ̀ wá tún kún sídi àṣìṣe òun. So gbogbo yín yẹn náà ni èmi náà rò papọ̀ pé tí mo fi ni no. Ẹni yìí kò gbọdọ̀ lọ." So àti pé tipẹ́ ni mo ti ń gbé ilé, ìgbé ayé báyìí pé tọ̀. Kí Ọlọ́run kó gbà fún mi kí ó ṣe àánú fún mi pé kí èmi náà ní agbára láti fi lé àwọn èèyàn kúrò ní ẹnu iṣẹ́. Àmọ́ dé, mi ò lè ṣe nítorí pé ojú mi ò nígbà àyàfi. Tó bá jẹ́ pé ẹni náà wù ìwà tó burú jáì, ah! Bóyá ó ṣe àkóbá fẹ́lòmíràn àbí bóyá ó pa èèyàn àbí ó ṣe nǹkan tó lè ṣe àkóbá fún èèyàn púpọ̀, iyẹn láa múmi lé kúrò lẹ́nu iṣẹ́. Ẹ̀yìn náà ẹ̀ wò nǹkan bíi kó jẹ pé bóyá ẹ n ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ pure water níbi tí wọ́n ti ń ta omi, ìwọ wá lọ dà ọtí sínú táǹkì omi tí a fi ń rọ pure water. Ẹ mọ̀ pé èèyàn burúkú niyẹn, ó ti fi àkóbá bá omi tí ẹ̀ ń tà. Tẹ́ẹ̀ ni mọ̀ tó jẹ́ pé ti ọmọ mií, tó bá lọ ra pure water, tó bá mú, tó di pé bóyá ọtí n bẹrẹ sì ń pa, ọrun ẹni tó ta ọtí fún ni ó kọ ẹ̀ṣẹ̀ yìí lé lórí. So irú ẹni tó lọ dà ọtí sínú reservoir ibi tí omi ti ń wá. Irú èèyàn bẹ́ẹ̀, èèyàn tí ẹ̀yàn ní é kúrò níbi iṣẹ́ ni nítorí pé tó bá rí májèlé náà, ó lè dà sí inú omi náà tí ó sì ṣe àkóbá fún èèyàn púpọ̀. Kódà ìwọ tó bá jẹ́ ọ̀gá tó bá fojú fò níjọ́ tí ǹkan burúkú bá ń bá ṣẹlẹ̀, ìwọ gan-an ò ní lè sọ ọ̀rọ̀ kankan. Ó kàn rí bí i tí Dr. Joseph ni tó máa ń bú àwọn doctor ní gbogbo ìgbà tí wọ́n bá ti ṣẹ̀. Ní ìgbà tí doctor mìíràn tó rí pé bóyá ó pa patient nípa pé kò mọ iṣẹ́ dáadáa, ó sì bẹrẹ sì ń kó ìfún ọmọ ọlọọmọ jáde nítorí pé ọmọ ọlọmọ ni pé inú n run òun. So eléyìí kòyẹ kí ká ní pé ẹni tó ní làákàyè tó ni ẹmi Ọlọ́run ló tọ́ ni. Kò yẹ kí Dr. Joseph kò lè sùn rárá torí pé ó yẹ kó ti gbé ènìyàn kúrò.